Lérò rẹ, kí ni o ran, kí ni o ń ran ènìyàn lọ́wọ́ láti pè láàyè, láti pẹ́ láàyè pẹ̀lú ìlera, láti pẹ́ láyé pẹ̀lú ìlera? Alákọ̀ọ́kọ́ ohun tí ó máa ń ran ènìyàn lọ́wọ́ láti pẹ́ láyé pẹ̀lú ìlera ni wípé kí ènìyàn mọ Ọlọ́run ní ọ̀kan ṣoṣo, kí ó má ṣe fi, fi wàhálà pa ara rẹ̀, látàrí pé ó ń sá kílòkílò, yóò gbé ajá, yóò gbé kinikan, yóò gbé lo yóò gbe lu, yo ma ṣe-- rárá, kí ènìyàn mọ Ọlọ́run ní, Ọlọ́run ní ẹwà kan ṣoṣo, kí ó má, kí ó sì máa kírun dédé ní àsìkò rẹ̀. Lẹ́yìn eléyìí kó máa jẹ nǹkan tó dára, kó jẹ nǹkan tó dára sí ara rẹ̀, kó má jẹ nǹkan tí àwọn kẹ́míkà, tí wọ́n ti fi kẹ́míkà sí, kó má jẹ ohun èlè, kó jẹ nǹkan bí ó bá ṣe wá láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Then ko tun ma ro nkan ti o wa je, ko ma je nkan ti won ma n wa láti inú ile bi ege, bi isu ko ma je àwọn nkan bayen. Àwọn oun ti won wa láti inú ile yi, àwọn gangan ni àìsàn to n deba eda. Ó jẹ́ pé àwọn nǹkan tó wà ní òkè, ní òkè ni ó máa máa jẹ, bí i ráìsì, bí i ẹwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn nǹkan èso, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àti àwọn ẹran, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. So lẹ́yìn eléyìí kó máa ṣe ìmọ́tótó tó pọ̀, ìmọ́tótó náà ó máa jẹ́ kí ẹ̀mẹ̀ gùn. So àwọn nǹkan péréte tí mo le dárúkọ nìyí fún àsìkò yìí.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójúmọ́? Ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójúmọ́ ò pọ̀ gidi gan, torí gẹ́gẹ́ bí Mùsùlùmí, màá kírun lójoojúmọ́. Ó sì kéré jù, lóójọ́ kan. Mà á kírun ní ẹ̀ márùn-ún, gbogbo ẹ̀ márùn-ún yìí ni màá fọ ọwọ́. Gbogbo ìgbà tí mo bá ń lọ sí tọ́ílẹ́ẹ̀tì, tí mo lọ sí ilé ìgbọ̀nsẹ̀, ni màá fọ ọwọ́ mi. Gbogbo ìgbà tí mo bá ń tọ̀ ni màá fọ ọwọ́ mi. Gbogbo ìgbà tí mo bá wọ kitchen tí mò ń dáná lẹ́ẹ̀mẹwàá tí mo bá tì ń fọwọ́ kò epọ̀ ni màá mà núnù tí màá sì máa fọ ọwọ́ mi. So mi ò le sọ pé tí mo bà fẹ́ jẹun, màá fọ ọwọ́ mi, tí mo bá jẹun tán, màá fọ ọwọ́ mi. Mo ní olóńgbò tí mò ń sìn yẹn mú sù, tí mo bá ti fún un lóúnjẹ, màá fọ ọwọ́ mi. Kò tiẹ̀ ni ìgbà, pàtó bàí, tí mo máa ń fọ ọwọ́ lójúmọ́, ó ti pọ jù, ó wa kéré jù. Ka sọ pé ogún, ọ̀nà ẹẹ́mẹ ogún lọ́jọ́, mọ máa ń fọ ọwọ́ mi.

Ṣàlàyé bí o ṣe ń lọ sí ọ̀dọ̀ dókítà. Mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà torí ọ̀nà ọ̀dọ̀ dókítà, ọ̀nà ilé ìwòsàn mi, ó wà lọ́nà ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n díẹ̀ ni ilé, ilé ibi iṣẹ́ mi ló fi jìnà ju ilé ìwòsàn mi lọ. Mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà mi lẹ́ lóòrèkóòrè láti lọ wo ìfúnpa mi àti wípé láti lọ mọ̀ tí ǹnkan bá ń ṣe mí, mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà mi láti kọ òògùn fún mi. Ṣùgbọ́n ìgbà tí mo ti jàgbọn wípé ní kódà kí ẹ̀yàn máa lọ sí ọ̀dọ̀ dókítà kò ní àǹfààní púpọ̀. Ayafi to ba ti jẹpe o ti de ojú ẹ tan yanyan. Ní ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ dókítà mi láti lọ tọ́jú kàtá, ó gbà mí ní ọ̀sẹ̀, ó gbà wọ́n ní ọ̀sẹ̀ méjì láti tọ́jú kàtá. Kàtá tó jẹ́ pé tí mo bá ti ra ọsàn, tí mo ra wétámẹlọ̀nù, tí mo ṣe ra pẹnápù, ọ̀pẹ̀eyińbó, tí mo mu gbogbo àwọn eléyi papọ̀, ló bá lọ láàárín ọjọ́ mẹ́ta. Ṣùgbọ́n eléyi gba àwọn dókítà o, ó gbà wọ́n ní ọ̀sẹ̀ méjì. Torí idi èyí mo kabamọ pe mo lọ si ọdọ dókítà láti lọ se àyẹ̀wò si ara mi.

Sọ fún wa nípa ọbẹ̀ ata. Ọbẹ̀ ata jẹ́ ọbẹ̀ tí a máa ń fi ata ṣe. Ata bíi rodo, tòmátì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a sì máa ń fi ẹran si. Eléyìí yàtọ̀ sí èyí tí a máa ń fi ewédú, èyí tí a máa ń tọ́ sí ewédú, àti tí a máa ń tọ́ sí orí gbẹ̀gìrì. A sì tún lè tọ́ sí orí ọbẹ̀ ẹ̀gúsí náà.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni àwọn kọ̀m̀pútà ta ń lò, àwọn bíi mouse, àwọn bíi keyboard, àwọn bíi CUP, àwọn bíi monitor. Àwọn wọ̀nyí ni wọ́n ṣe pàtàkì jù. Bẹ́ẹ̀ sì ni headset náà, òhun náà ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi. Chair ta máa ń jókò lé, ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ sì ni tẹlifíṣàn tí gbogbogbò máa ń wò ó ṣe pàtàkì. Network ta lò ta fi ṣiṣẹ́, òhun náà ṣe pàtàkì. Bẹ́ẹ̀ sì ni iná, òhun ló ṣe pàtàkì jù torí tí ò bá sí iná, kí gbogbo ohun tó wà n lele tí mo ká lele wà kò sí èyí ti o ṣíṣe bẹ́ẹ̀. Ó jẹ̀ jẹ́ pé tí kan inú won bá wà, tí kan inú won ò bá sí, ó yóò ní ìlàpà tó pọ̀ ní ara iṣẹ́.

Kí ni ò ń retí nísinsìnyí? Ohun tí mò ń retí nísinsìnyí, oun ní owó tí màá gbà ní salénsíò. Tí salénsíò bá ti san owó mi, ó jẹ owó tí mò ń retí tí màá gbà nísinsìnyí. Kọlọhun jẹki wọn san owo yẹn ki ọsẹ yi o to parí. Ìgbà tí mò sì ń retí kó ṣẹlẹ̀, oun náà ni ọjọ́ Monday tàbí ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀. Èmi pẹ̀lú ara mi náà mò ń retí rẹ̀, mi ò retí rẹ̀ pẹ̀lú ẹnikankan o.

Báwo ni o ṣe ń tọ́jú àwòrán àti ìrántí ìdílé? Èmi ò kí ń yà àwòrán kankan, bẹ́ẹ̀ sì ni mi ò kí ń tọ́jú ìrántí ìdílé kankan sí ilẹ̀. Torí ìdí èyí, mi ò ní ọ̀ro púpọ̀ láti sọ ní orí èyí tí ẹ béèrè yìí o.

Ṣàlàyé oúnjẹ tí o fẹ́ràn kí ènìyàn lè mọ ìdun, ìdun rẹ̀, ìdun rẹ̀, mọ ìdun rẹ̀. Ìdun báwo, ìdun tí ẹ ń sọ láàárín ìdun, ìdun bedbug. Ok won ni salaye oúnjẹ ti o fẹ́ràn ki ènìyàn le mo idun re. Oúnjẹ tí mo fẹ́ràn, òun náà ni ìrẹsì àti ẹwa pẹ̀lú ata tí wọ́n sè é sí lórí àti ẹja Titus. O je oúnjẹ kan ti mo fẹ́ràn ju. Mo sì tẹ́ ẹ lọ tọ́ mi. Okay, so bí ó ṣe jẹ́ nìyẹn, mo fẹ́ràn oúnjẹ yìí gidi gan tí mò ń sì máa ń, tí ó sì máa ń jẹ́ oúnjẹ tí ó ní ààdùn gidigidi. Páápàá jùlọ ata tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ já ní oòjò pẹ̀lú ẹja tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pà ní òojò Titus àbí èyí tí wọ́n ti fi sínú freeze, tí wọ́n ti fi sínú freezer tí kò tí ì, tí kò tí ì tao. E yi un ni pé tí kò tí ì, lẹ́yìn ìgbà tí wọ́n ti dì kò tí ì tutù rí kí wọ́n máa tún dì again. Iru ẹja bayen maa n dùn gan ti o si maa n larinrin.

Ṣàlàyé bí o ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn láti ìbẹ̀rẹ̀ do pìn. Bí mo ṣe ń se oúnjẹ tí mo fẹ́ràn, òhun ni àkọ́kọ́ oúnjẹ tí mo fẹ́ràn, òhun ni rice àti ẹ̀wà pẹ̀lú ọbẹ̀ ata àti ẹja aláràn, ihun Titus. Alákọ́kọ́ bí mo ṣe máa ń se oúnjẹ náà ni wípé màá kọ́kọ́ ti sa ẹ̀wà mi, lẹ́yìn ìgbà tí mo bá ti sa ẹ̀wà mi tán, màá da sí orí, màá gbé omi sí orí iná tí omi náà bá ti hó, màá da ẹ̀wà náà sí inú omi kan tó wà ní ààyè ọ̀tọ̀ tutu tí màá sì fọ ẹ̀wà náà dáadáa. Tí mo bá ti fọ ẹ̀wà náà, màá da sínú omi tó ti hó, màá sì dé mọ́lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àsìkò. Ó dá lé lórí bí ẹ̀wà náà bá ṣe le tó, ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀wà tí ò le púpọ̀ ni, ká ní bí ọgbọ̀n aṣejú. Tí ẹ̀wà náà bá ti rọ̀, màá mú rice, màá fọ rice, màá sì da rice náà síi, màá de mọ́lẹ̀ lẹ́yìn ìgbà, lẹ́yìn bí iṣẹ́jú márùn sí iṣẹ́jú mẹ́fà, màá fi iyọ̀ síi, màá tún fi omi díẹ̀ si, màá sì dé mọ́lẹ̀ fún títí tí yóò fi gbẹ omi. Mi ò kí ń tọ́ wò, bẹ́ẹ̀ sì ni mi ò kí ń kí síbi bo kí n fi wó pe o ti jiná, ṣùgbọ́n tí mo bá ti ń gbọ́ tí ó ti ń ta pàràpàpà, mo ti mọ̀ wípé ọbẹ̀ ti sọ nù, oúnjẹ náà ti jiná. Lẹ́yìn eléyìí, màá sì wù, màá lọ ra ata ní ọjà, tí n bá ti ra ata, mo máa ń fẹ́ kí oúnjẹ mi ti tutù, ko to di wípé màá bẹ̀rẹ̀ sí n sẹ ọbẹ̀. Ọbẹ̀ ni mo máa ń fe kí ó gbóná, ṣó màá lọ ra ata ní ọjà, màá sì sa, màá já àwọn ata náà. Tí mo bá ti ja, màá lọ, mo fẹ́ràn kí ń máa lọ pẹ̀lú blender ọlọ́wọ́ ni, kì ṣe blender oníná, àbẹ́ro ni mo fẹ́ràn. Blender ọlọ́wọ́ ni mo fẹ́ràn kí ń máa lò. Tí mo bá ti lò tán, tí mo bá ti lò tán, màá gbé ẹ̀po kaná àbí òróró tí màá jẹ kó gbá, kó gbá gidi gidi. Màá wa da àlùbọ́sà, màá gẹ àlùbọ́sà kékèké, màá sì da si. Tí àlùbọ́sà náà bá ti fẹ́ máa gbẹ, tó ti fẹ́ máa jiná wọnú, màá da ata náà sí. Tí ó bá ti dé, màá dé mọ́lẹ̀, màá fi magí síi. Tí n bá ti fi magí síi, màá fi iyọ̀ sí. Lẹ́yìn ìgbà tí mo bá ti fi iyọ̀ si, màá dé mọ́lẹ̀ tí ó pẹ́ díẹ̀. Lẹ́yìn eléyì, màá wa fi ẹja mi si, àwọn ẹja aláràn, àwọn ẹja aláràn gbọ́ginigbọ́gini. Màá fi síi, màá dé mọ́lẹ̀ títí tí yo fi ṣé. Tí ó bá ti di pe ó ti ta ṣánṣán, ó ti dùn, tí gbogbo àdúgbò ti ń gbayiriyirí. Lẹ́yìn eléyí, màá bu rice mi sínú abọ́ kan, màá fi ẹja kan sí, màá sì fi àwọn ata yì, màá fi sí lẹ̀gbẹ. Wàláhi mo tí ń pàtó lẹ́nu. Ọlọ̀run mi ò, oúnjẹ dùn gan ni fá.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi, ó jẹ́ èyí tí ó dára ṣùgbọ́n nínú ìhùwàsí olórí ìse mi, ẹ ríi wí pé ó kórìíra mi nítorí wípé gbogbo àwọn ọmọ tí, gbogbo àwọn ọmọ tí ó ti bá sọ̀rọ̀ ifẹ́ tí wọn ò gbà fún, àwọn lé mi máa ń fẹ́ tí màá máa ń bá ṣeré, sóò sẹ jẹ́ pé emi ò fẹ́ wọn? Sóò táarẹ́ látàrí eléyìí ó kórìíra mi, ó sì máa ń fi hàn ṣùgbọ́n èmi ò rán ìyàn nté mi. Lẹ́yìn kìn wá síbi iṣẹ́, kí n kúrò ibi iṣẹ́ tí màá pàdé rẹ̀ lóde, èmi ò kí, tí bá sì se, èmi ò kí. Ṣùgbọ́n lẹ́nu ọjọ mẹ́ta yìí mo rí pé ó ti rí pé ìyàtọ̀ ti dé, kò ṣe bí ó ṣe ń ṣe tẹ́lẹ̀ mọ́. Ó ti rí pé mi ò rí tití ẹ ro, ó sì ti rí àrídájú pé kò sí kan nínú gbogbo àwọn ọmọ tí ó fẹ́ fẹ́ tí mò ń fẹ́. Bẹ́ẹ̀ni bo se jẹ niyẹn.

Lérò rẹ̀ kini sùúrù. Sùúrù ni èyí tí, sùúrù ni, sùúrù pín sí ọ̀nà oríṣi mẹ́ta. Alákọ̀ọ́kọ́ nínú sùúrù, òun ni èyí tí èèyàn se láti fi dáàbò bo ọmọlúàbí rẹ̀, pàápàá jùlọ ní ìgbà tí ebi ń pa ènìyàn tí èèyàn sì rí owó nlẹ́lẹ̀ tí àbí tí èèyàn rí owó ẹnikan tí èèyàn le jí ṣùgbọ́n èèyàn kò ijanú, èèyàn kóra rẹ̀ ní ìjánu, kò dé bí owó náà. Elèi ni sùúrù tí ó ni agbára jù àbí sùúrù tí èèyàn se láti fi, láti fi gbé, láti fi mu òfin Ọlọ́run, láti fi mọ dúró pé òkè Ọlọ́run ni ká ṣe báyìí. Iwọ si wo pe eyii nio dùn mọ toyẹ kọ se, ṣùgbọ́n ọ gbe ìfẹ́ inú ara rẹ lẹlẹ ọ ṣe èyí ti Ọlọrun ọba fẹ. Sùúrù kan náà tún nìyẹn. Suuru ẹlẹẹkeji niyẹn. Ṣùgbọ́n suuru èyí to se, to jẹ èyí to gbajumọ ju to àwọn ènìyàn maa n mọ oun ni suuri ti eyan ba se ni ogbati ìṣòro ba de ba ènìyàn, ti wọn si maa sọ pe aa ọmọ ènìyàn ku, àbí ìyàwó ènìyàn ku. So oru kan báyìí, ó ti jẹ́ pé èèyàn ò ní, èèyàn ní ìkápá kankan tí èèyàn le ṣe lórí irú nǹkan báyìí. Ṣùgbọ́n sùúrù náà là á sì tún ká oun náà kun torí ara rẹ̀ náà ni.

Ṣo fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Rárá, èmi kò fẹ́ràn kí n máa lo ẹ̀rọ ìgbésókè. Nítorí pé mo kórìíra kí n máa dá, kí n máa fi ara ni ẹlòmíràn. Torí ìdí èyí, ó lè jẹ́ nǹkan tí mo ń gbọ́ yìí kò bá ẹlòmíràn ní ara mu. Torí ìdí èyí, màá fẹ́ jẹ́ kó jé pé kí olúkàlùkù kí ó wà ní ọwọ́ ara rẹ̀. Kí olúkàlùkù sì máa gbọ́ ara rẹ̀ ní ǹkan tó máa gbọ́ni. So torí èyí, mo máa ń fẹ́ràn kí n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní gbogbo ìgbà tí mo bá ní láti máa wọ̀, tí mo bá ní láti gbọ́ ǹkan tí mo bá fẹ́ gbọ́.

Lérò rẹ, báwo ni agbègbè rẹ yóò ṣe rí ní ọdún mẹ́wàá, agbègbè mi yó ti di èyí tí yóò jẹ́ gbajúmọ̀ ní ìlú Ìlọrin yìí torí wípé agbègbè mi ó jẹ́ èyí tí àwọn ènìyàn pọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni ìjọba orílẹ̀ èdè Nàìjíríà ti dáà ni si n, wọ́n ti ń rí tí àwọn ènìyàn ń roo, fún di èyí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò ti dáàde ní àdúgbò náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn o sì ti kó wá síbẹ̀ tí wọ́n ti da títí ibẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ ṣoọpu o sì ti wà níbẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ ilé náà o ti gbéra sọ́n níbẹ̀, tí ibẹ̀ ó sì ti dùn ún rí tí ó sì ti dùn ún wò.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Àsìnà rẹ. Báwo, bí mo ṣe máa ń rántí ni pé màá kọ àwọn ọ̀rọ náà kalẹ̀ sí ibìkan tí ó pamọ́ gidi tí màá ṣe rí wípé mo ń wò ó ní òrèkóòrè láti rí i pé mi ò gbàgbé nǹkan tí mo ti kọ sílẹ̀ náà.

Nígbà wo ni o kẹ́yìn sùnkùn? Ìgbà tí mo kẹ́yin sunkún, èmi jẹ́ ẹnìkan tí ó máa ń sunkún ní ọ̀pọ̀lọpọ̀ torí ìbẹ̀rù Ọlọ́run, ó wà ní ti àpáàpá jùlọ. Tí ènìyàn bá jẹ́ ẹnìkan tí ó má ń ka àlùkùrán tí ó sì máa ń ronú sí àwọn ìtúmọ̀ rẹ̀, gbogbo nǹkan tí Ọlọ́run sọ níbẹ̀. Ó jẹ́ nǹkan tí yóò máa ba ènìyàn ní ẹ̀rù ní ọ̀pọ̀lọpọ̀ tí ènìyàn sì máa ń ronú sí nǹkan náà tí ènìyàn sì má tí ó sì máa gba omijé ní ojú ènìyàn. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe kókó tí ènìyàn sì ní láti wọ́n wá rírí, tí ènìyàn sì máa ń láti má bẹ̀rù nǹkan tí ó bá le wọ́n ṣe.

Pa ìrẹsì tí ó, tí à ń sè ní àjọ̀dún. Ìrẹsì tí à ń sè ní àjọ̀dún, òun ni ìrẹsì jollof rice. Jollof rice ni ó jẹ́ èyí tí ó gbajúmọ̀ jù tí àwọn ènìyàn tí wọ́n máa ń ṣè ní àjọ̀dún. Eléyìí jẹ́ èyí tí ó jẹ́ wípé wọ́n máa ń sè pẹ̀lú ata àti èròjà oríṣiríṣi tí àwọn ènìyàn tí wọ́n sì máa, tí wọ́n sì máa ní láti máa lò láti fi ṣe èyí tí ó dára tí yóò sì dùn ní ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn tí wọ́n sì jẹ, tí wọ́n sì mú, tí wọ́n sì tún rí, tí wọ́n sì tún dì lọlé níbẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n ti ṣe.

Sọ fún wa nípa iyán. Iyán jẹ́ oúnjẹ kan tí ó jẹ́ oúnjẹ bọ̀rọ̀kínní ní ilẹ̀ Yorùbá. Iyán jẹ́ oúnjẹ gbajúmọ̀. Oríṣiríṣi ǹkan ṣìn, oríṣiríṣi iyán ló wà. A ní iyán isu, a ní iyán ẹ̀gẹ́, a ní iyán kókò, bẹ́ẹ̀ sì ni a ní iyán ọ̀gẹ̀dẹ̀. Ṣùgbọ́n èyí tí ó gbajúmọ̀ jù ó ni iyán iṣu. Iyán iṣu dùn, ó dùn gidi gan. Tó jẹ́ pé pẹ̀lú, pàápàá jùlọ tí eyán bá rí pẹ̀lú ẹ̀gúsí àbí ẹ̀fọ́ rírò, ẹnu mi tún ti ń dàótọ́, Ọlọ́run ṣáanu mi, bo ya ebí ń pa mi ṣì ní bà un. So iyán jẹ́ oúnjẹ kan tí ó ṣe kókó ní ilẹ̀ Yorùbá gidi gan, pàápàá jùlọ ní àwọn Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iyán jẹ́, bí wọ́n ṣe máa ń gún iyán ni wípé a ó kọ́kọ́ bẹ iṣu. Tí a bá ti bẹ iṣu tàbí kókò tàbí ẹ̀gẹ́, iyán ẹ̀gẹ́ jẹ́ iyán tí ó máa ń dà gidi gan, tó dà gan. Àwọn Ghana ni wọ́n mọ̀, wọ́n máa ń sábà ṣe jù, tí ó jẹ pé o máa ń fà á pẹ̀lú ọbẹ̀ ẹ̀pà. Oh my God! Oúnjẹ ńlá ni àti ẹja dídín, ẹja dídín. Ti a ba ti be gbogbo nkan taba fe fi se iyan yi, aa koko bẹ́ẹ̀. Tí a bá ti bẹ tán, a ó wá gbé e léná, a ó ni fi yọ̀ sí o. Tí ó bá ti jinná, a ó fọ odó nù, a ó fọ orí ọmọ odó nù. Bẹ́ẹ̀ sì ni a máa ju sínú ẹ leyo kọ̀ọ̀kan. A sì máa jan ọmọ odó mọ títí títí tí yóò fi ṣe. Ṣùgbọ́n níìsín, ẹ̀rọ ti wà tí wọ́n lè fi gún iyán. Ẹ̀rọ tí wọ́n fí ń gún iyán wà. Yàtọ̀ sí elé yìí, ẹ̀rọ tí wọ́n fí ń lọ ata. Tí ẹ bá ti da, tí ẹ bá ti da iṣu tí ẹ ti dà sínú rẹ̀ tó ti lọ, yóò di iyán náà ni. Bí iyen ṣe jẹ́ niyen nípa bí wọ́n se ń gún iyán. Lẹ́yìn tí a bá ti ṣe ilé ìtàn, tí ó bá ti délé tí gbogbo ẹ́ ti fọ́ mọ́ra wọn, a ó sì sú sínú ewé àbí ka fi sínú ńlá nylon àbí sínú abọ́, a sì máa jẹ ẹ́.

Nígbà wo ni o maa n ra epo fún oko re. Alákọ̀kọ́ náà, "Èmi ò ní ọkọ̀, ṣùgbọ́n tí ènìyàn bá ní ọkọ̀, ìgbà wo ni ó bá tún wáa r'epo si? Ìgbà tí epo bá tán nù rẹ̀ náà ni náu, àbí tí ó bá jẹ́ pé ó ń lọ sí ìrìnàjò tí ó sì gùn, ju tí ìrìnàjò náà gùn ju èyí tí epo tó wà nínú mọ́tò náà le gbé lọ, ó ní láti ra mọ́tò."

Fún wá nípa dídí, dídì irun. Dídì irun jẹ́ iṣẹ́ ìdirí tí àwọn ẹni, tí àwọn ènìyàn tí ń dì láta yé ń bá ayé ní ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ fún àwọn obìnrin. Iṣẹ́ ìdirí ó jẹ́ èyí tí ó rẹwà, tí ó máa ń mú obìnrin rẹwà, tí ó sì máa ń bùkún ẹwà wọn. Iṣẹ́ ìdirí jẹ́ iṣẹ́ tí àwọn ìdílé kan mú láàyò, tí wọ́n máa ń ṣe, tí wọ́n sì máa ń ṣe àgbéga rẹ̀, tí wọ́n máa ń mú dé àtọwọ́dọ́wọ́. Iṣẹ́ ìdirí àwọn obìnrin ni ó máa ń ṣe, ni ó máa ń jí orí yàtọ̀ sí àwọn oníṣàngó ní ilẹ̀ Yorùbá. Iṣẹ́ ìdirun bí a sì sì máa ń kí ara ni nígbà tí wọ́n bá ń dirun lọ́wọ́ ni, "A kú ẹwà." Torí tó wà fún náà ni láti ṣe ẹwà fún ẹni tí ó ń ṣe irun náà.

Báwo ni sísùn ní kùtùkùtù ṣe rí? Sisun ni kùtùkùtù je èyí ti o fi gbogbo ara daa lo titi. Ṣùgbọ́n, àsìkò náà jẹ́ àsìkò tí oorun máa ń dùn. So mo fẹ́ràn kí máa sùn ní kùtùkùtù torí àsìkò máa ti ṣiṣẹ́ ní gbogbo òru. Torí àárọ̀ kùtùkùtù yìí ni màá fi sùn tí màá sì fi gbádùn ara mi.

Wọ́n ní nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà, ó jẹ́ àìpẹ́ yìí tí mo lọ ra ata. Íyẹn ní àná, mo lọ ra ata àti rodo, tòmátì, ata àti àlùbọ́sà tí mo fi ṣe sìpàgẹ́tì èyí tí mo jẹ wá sí ibi iṣẹ́.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Rárá o, èmi ò kí ń jẹ oúnjẹ tó kù. Àyàfi tí mo bá ríi wípé ounjẹ̀ náà yóò fẹ́ pàdánù. So mí ò ní fẹ́ si kí oúnjẹ pàdánù. Tàbí tó bá jẹ́ pé èmi ni mo se oúnjẹ náà tí mi sì fẹ́ kí oúnjẹ náà padànu, màá ní láti jẹ oúnjẹ tó kù náà. Láti àrí pé kó má ba à fi lè pàdànu.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Bẹ́ẹ̀ni mo ma n lo owo ọ̀tún, mo si maa n lo owo osi mii náà. Ó dá lé lórí nǹkan tí mo bá ń ṣe. Nǹkan tí mo bá ń ṣe ni ó dá, ni yóò sọ èyí tí màá lò nínú méjèèjì. Ṣùgbọ́n mo fẹ́ràn kí n máa lo ọwọ́ ọ̀tún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún nǹkan ìwúrí, fún nǹkan amunyẹ. Ṣùgbọ́n ọwọ́ òsì náà mo máa ń lò ó ní ìgbà mìíràn fún, mo máa ń lo ọwọ́ òsì náà ní ìgbà mìíràn láti fi ṣe àwọn nǹkan ẹ̀gbin bí a ń wọ tọ́lẹ́ẹ́tì, a fẹ́ fọ̀ dí, a fẹ́ ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn.

Òsè máa ń ṣe irun rẹ. Mo máa ń ṣe irun mi ní ẹ̀kọ́ kan. Irun mi jẹ́ èyí tí mo máa ń fi sílẹ̀ kí ó kún dáadáa, tí mo fẹ́ràn kí irun mi kún. Lẹ́yìn ìgbà tí mo bá ti ṣe, tí ó bá ti kún dáadáa, màá rọra lọ gé wálẹ̀ díẹ̀, bóyá lẹ́yìn oṣù mẹ́ta àbí lẹ́yìn oṣù méjì. Ṣùgbọ́n mo máa ń rí i dájú pé ní gbogbo ọjọ́ Jímọ̀ àbọ́ ọjọ́ Àlàmísì, mo máa ń yọ irun mú mi, mo máa ń lo irun mú mi, mo máa ń fa irun mú mi wá sílẹ̀. Mo sì máa ń tún irun mú mi ṣe àti irun ẹ̀kẹ́ mi, èmi ò kí ń, àti irun ọrùn mi. Èmi ò kí ń fa irun gbà mí ò, rárá.

Báwo ni ṣé ń tọ́jú ìrántí ìrìn àjò? Bí mo ṣe máa ń tọ́jú ìrántí ìrìn àjò ni pé màá ká gbogbo ǹkan tí ó ti, màá kọ gbogbo ǹkan tí mo ti ṣe níbẹ̀, màá kọ ó sílẹ̀ sí ibi kan tí mi ò ní le gbàgbé. Bẹ́ẹ̀ sì ni màá ríi wípé gbogbo ìgbà tí mo bá ti nílò rẹ̀ ni màá máa lọ wo, tí màá lọ máa ṣe àbẹ̀wò síbẹ̀ tí màá sì rí pé gbogbo ǹkan tí mo ṣe ó ń lọ bí o ṣe yẹ kó lọ.

Sọ fún wa bí ọ̀nà se ń rí ní àkókò òjò. Bí ọ̀nà se máa ń rí ní àkókò òjò ni gbogbo nǹkan yóò se pọ̀ṣọ̀pọ̀ṣọ̀, tí ọ̀pọ̀ èhìn yóò sì wà ní ilẹ̀ káàkiri, tí ilẹ̀ ó tutù, tí omi yóò darogun káàkiri sí àwọn ọ̀nà. Eléi tùn dá lé lórí irú ọ̀nà tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó bá jẹ́ ọ̀nà tí ìjọba ti dá ni. Iru ọ̀nà yìí ko kin saaba si àwọn pọṣọpọṣọ níbẹ̀ to jẹ pe yóò mọ lọ geerege ni bo tiẹ jẹ́ pé ọ̀nà yóò tutù, omi yóò sì wà lójú ọ̀nà. Ṣùgbọ́n ọ̀nà tí ó bá jẹ́ pé ilẹ̀ ẹrọ̀fọ̀ ni tí wọ́n ò tí ì dá, ele yìí jẹ́ èyí tí yóò nira púpọ̀ fún àwọn ènìyàn láti kọjá, tí àwọn ènìyàn ó sì ti ojú wọn ó rí mẹ́wàá kó tó di pé wọn lè kọjá láti ibìkan lọ sí ibòmíràn.

Mo pe àwọn oníbàárà tuntun. Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo má ń ṣe àwárí wọn pẹ̀lú, tí màá sì ṣe, màá rí wípé mo gbogbo ǹkan tí wón ṣe ní ọwọ́ mi, gbogbo ǹkan tí wón rà ní ọwọ́ mi. Ó jẹ́ èyí tí mo, tí ó dára tí mo sì ṣe ìwádìí bí wón ṣe ń lò ó sí, tí mo sì rí pé ó tẹ́ wọn ní ọrùn, tí mo sì rí pé mo dájú wípé ó jẹ́ èyí tí ó da, tí ó sì rẹwà, tí ó sì tẹ́ wọn lọ́rùn dáadáa.

Sọ fún wa nípa moi moi àti àkàrà. Moi moi àti àkàrà ó jẹ́ oúnjẹ méjì tí a máa ń ṣe àbí tí a máa ń yọ jáde láti ara ẹ̀wà. Ẹ̀wà ni a fi ń ṣe moi moi, bẹ́ẹ̀ sì ni ẹ̀wà náà ni a fi ń ṣe àkàrà. Eléyìí jẹ́ èyí tí ó jẹ́ oúnjẹ tí ó rẹwà gidi gan, tí ó sì ní adùn ní ọ̀pọ̀lọpọ̀ torí ì máa ṣe moi moi, ì máa ṣe àkàrà. Ó jẹ́ èyí tí ó jẹ́ oúnjẹ àbáláyé. Botiẹ jẹ́ pé bákan kan náà ni ó fẹ́ rí, ṣùgbọ́n ikan a máa ń bọ̀, èkejì a máa ń dín. Ìyàtọ̀ tó wà láàrin méjèèjì náà nìyẹn.

Lérò rẹ kìní ó ń sọ ìrìn pọ̀? Kìní ó ń sọ ìran pọ̀? Kìní ó ń so ìran pọ̀? Ni èrò rẹ kìní ó ń so ìran pọ̀? Ìbáṣepọ̀ tó mọ́rán, ìkíni ní òrékorè, ìkíni ni ìpọ́nile ni àwọn nǹkan tí ó máa ń so ìran pọ̀. Àti wípé àgbèrè ó jẹ́ ǹkan tí ó má ń bẹbí jẹ. Tí ìdílé bá ti jìnnà sí àgbèrè ṣíṣe, eleyìí ó máa so ìdílé wọn pọ̀ tí ó sì máa ń mú kí ìrẹ́pọ̀ wà nínú iràn bẹ́ẹ̀.

Waá nípa àmàlà. Àmàlà jẹ́ oúnjẹ kan tí àwọn Yorùbá tí wọ́n fẹ́ràn púpọ̀ gidi gan. Páápàá jùlọ ní ilẹ̀ Ìbàdàn, wọ́n fẹ́ràn àmàlà láfún ṣùgbọ́n ní Ìlọrin náà, Ìlọrin náà fẹ́ràn àmàlà ṣùgbọ́n àmàlà dúdú òun ni wọ́n fẹ́ràn ní, ní Ìlọrin titi rẹ̀. Àmàlà jẹ oúnjẹ kan ti o rẹwà. Paapaa julọ pẹ̀lú ọbẹ ẹ̀fọ́ lèmi fi gbádùn àmàlà pẹ̀lú ẹ̀fọ́ àti ẹ̀gúsí. Mo fẹ́ràn rẹ̀ gidi gan, mo sì fẹ́ràn kí n máa jẹ àmàlà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. A máa ń fi àmàlà, ohun tí a máa ń fi se àmàlà pọ̀ gidi gan, a máa ń fi àmàlà, a máa ń fi ẹ̀gẹ́, a máa ń fi se àmàlà, ìyẹn àmàlà aláfún. A máa ń fi iṣu, a máa ń fi se àmàlà, ìyẹn àmàlà gidi. A sì máa ń fi ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, a máa ń fi se àmàlà. Èyí tí o bá wu o jẹ́, àmàlà dùn gidi gan. Tí a bá ti sá àwọn kiniyi, tí wọ́n bá ti gbẹ dáadáa, a ó gbé wọn lọ sí ilé, ilé ẹrọ tí wọ́n ó wò. Tí wọ́n bá ti wò tán, a ó lọ táa ó sì lọ tió kuná. Lẹ́yìn eléi, a ó kú láti yọ àwọn eri rẹ̀ kúrò. Tí a bá ti kú tán, eléi ti délẹ̀ láti, èlùbọ́ ti délẹ̀ ni yìí láti fi ṣe àmàlà. Tí a bá fẹ́ fẹ se àmàlà, a ó bú omi kaná. Nígbà tí a bá bu omi kaná tán, tí omi náà bá ti hó dáadáa, a ó ki orógùn bọ inú omi tó ti hó yìí, a sì bu èlùbọ́ díẹ̀díẹ̀ síi tí a sì máa yi pọ̀ títítítí tí yóò fi darapọ̀ dáadáa tí yóò sì fi tún dùn wò lojú.

Lérò rẹ, kí ni ó ń sọnù ní agbègbè rẹ? Ohun tó ń sọnù ní agbègbè mi ni adìẹ, pàápàá jùlọ nígbà Kérésì. Ó ní àwọn ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé adìẹ àwọn aládìẹ tí wọ́n má fi ṣe ata, tí wọ́n máa lọ fi ta àbí kí wọ́n má gbé, tí wọ́n máa fi ṣe ata ní àárín ara wọn. Wọ́n ti gbé adìẹ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bẹ́ẹ̀ sì ni wọ́n ti gbé adìẹ àwọn alábàágbé mi náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bí ọ̀nà jíjeun ṣe yípadà ní agbègbè rẹ, sọ fún wa bí, sọ fún wa bí, sọ fún wa bí ọ̀nà jíjeun ṣe yípadà ní agbègbè rẹ. Ọ̀nà jíjeun yípadà ní agbègbè mi ni ọ̀nà tí ó pọ̀, ṣùgbọ́n èyí kò jẹ́ nǹkan tí mo lè sọ nípa rẹ̀ torí mi ò mọ̀ ọ́n gan ní pàtó.

Wọ́n ní ṣe mo fẹ́ràn ìpàdẹ ní orí fóònù? Bẹ́ẹ̀ni, ìpàdé lórí fóònù jẹ́ èyí tí ó máa ń yára, tí ó sì máa ń mú ọ̀nà, tí ó sì máa ń mú ìrẹ́pọ̀ wá. Àti wípé ó rọrùn gidi gan, kò ní sí ìnáwó, kò ní sí traffic lójú ọ̀nà, kò ní mú kí àìlera bá ẹni kankan, tí ó jẹ́ pé tí data bá ti wà, tí fóònù sì ti ní iná lórí, èèyàn lè ṣe meeting àbí ìpàdé ní àyíká ayé tí ẹ̀yin bá fẹ́, lórí fóònù.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ̀? Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ̀? Àdéhùn ṣe nǹkan tí ó ṣe pàtàkì gidi gan, tí kò sì yẹ kí ènìyàn gbàgbé rárá. Alákọ̀ọ́kọ́ tí mo máa fi rántí ní wípé, màá rí dájú pé nǹkan tí mo bá ní agbára ni mo ṣe àdéhùn rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, màá kọ ọ́ sílẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, màá ṣe àmójútó rẹ̀ láti rí i pé, gbogbo ìgbà tí mo bá rí ẹni tí mo ṣe àdéhùn fún, ni màá mọ ran létí, màá sì jẹ́ kó mọ̀ mọ̀ pé mo rántí. Bákàná ni màá sọ fún oun náà pé kí ó máa béèrè lọ́wọ́ mi ní gbogbo ìgbà.

Wo àwọn ètò tẹlifíṣàn bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀kọ́ mi ò kí ń sábà wo ètò kankan ní orí tẹlifíṣàn torí àkọ́kọ́ mi ò ní tẹlifíṣàn nínú ilé mi. Bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀pọ̀ ètò tí ẹ́nyàn ń wò lórí tẹlifíṣàn, òun ló ti wà ní orí fóònù èèyàn tí èèyàn sì lè máa gbé káàkiri tí èèyàn lè máa wò ní gbogbo ìgbà tí ènìyàn bá fẹ́ wò torí ìdí èyí kí wọ́n jókòó kí nímọ̀ wo tẹlifíṣàn kò ṣe é ṣe, mi ò kí ń ṣe bẹ́ẹ̀.

Sọ fún wa bí o ṣe ń rán ti ìdílé lọ́wọ́ pẹ̀lú, bí o ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Bí mo ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó ni pé màá gbé owó tí mo bá ní ní agbára bí nǹkan tí mo bá ní ní agbára, màá fi ránṣẹ́ sí ẹni tí ó bá mọ̀, tí ó bá ní, tí ó bá nílò rẹ̀ ní àkókò náà. Ilé yìí sì wà ní ìbàmu pẹ̀lú ìwọ̀nba tí mo bá ní ní agbára.

Sọ èròjà oúnjẹ kan pẹ̀lú ìwọ̀n ìwọ̀n wọn. Ẹ̀ròjà oúnjẹ tí màá sọ nípa rẹ̀, òun náà ni iyọ̀. Iyọ̀ sì jẹ́ èyí tí ó fẹ́ ṣe kókó jù nínú oúnjẹ, torí oúnjẹ tí ò bá ní iyọ̀, nìṣe ni yio tẹ́e ni ẹnu, tí ó sì ní mú adùn kan kan wá. Bo ti o jẹ̀ ẹ́ jẹ́pé kékééré báyìí náà ló yẹ kó wà nínú oúnjẹ, tí ó sì yẹ kó pọ̀ rárá rárá, ṣùgbọ́n ó ṣe kókó gan nínú nínú oúnjẹ ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ pàtàkì níbẹ̀.

Báwo ni a ṣe ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn ní ìbámu pẹ̀lú àsìkò àti ìgbà, àti tí ẹni tí mo fẹ́ kí ń ṣe, àti nǹkan tí èmi náà ṣe. Ẹni tí mo bá pàdé láàárọ̀, màá sọ fún un pé, "ẹ káàárọ̀", àti bó ẹni tó bá tún wá dẹ̀, tó bá jẹ́ ọmọ kékeré ni, "káàárọ̀" ni màá sọ fún un. Tó bá sì jẹ́ Mùsùlùmí ni, màá sọ pé, "assalamualaikum" ní gbogbo ìgbà tí mo bá wà. Àwọn ìbídà náà sì ni wà, "waalaikumussalam". Ẹni tí mo sọ pé, "ẹ káàárọ̀", ó sì ń sọ pé, "ẹ káàárọ̀" ni. Mi ò le sọ fún àgbàlagbà pé, "báwo ni?" Èmi ni màá dúró, ṣé àgbàlagbà ó fi sọ pé, "báwo ni?", tí màá sì dá wọn lóhùn pé, "dáadáa ni" ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bayi ni a se maa n ki ènìyàn toba je ìgbà ojo, maa sope eku wetuuwetuu yìí. Tó bá sì jẹ́ ìgbà ooru, màá sọ pé, "ẹ kú ooru yí". Tó bá jẹ́ ìgbà ọyẹ́, màá ní, "ẹ kú òtútù". Tó bá jẹ́ ẹni tó ń ṣe nǹkan lọ́wọ́ ni, ó tún ń dá lé lórí nǹkan tí ẹni náà ṣe. Tó bá jẹ́ ẹni tó ń dirun, màá ní, "ẹ kú ẹwà". Tó bá jẹ́ ẹni tó ń fọnsọ, màá ní, "ẹ kú iṣẹ́", àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n sì máa ń kí ìyàn.

Yàrá tí ó wà, tí ó wà níìsín, yàrá tí mo wà níìsín báyìí ó jẹ́ èyí tí ó tóbi gidigan, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì wà nínú rẹ̀ torí ibi iṣẹ́ ni mo wà. Àwọn ènìyàn pọ̀ níbẹ̀. Kódà níbi tí mo wà yìí, a fẹ́ to ọgọ́rùn kan tí a wà níbẹ̀ tí olùkálùkù sì ń gbájúmọ́ iṣẹ́ rẹ̀ tí olùkálùkù kan ri mo ibi tí ó wà. Yàrá náà tóbi tó bẹ́ẹ̀ gẹ́, ó ní ọ̀pọ̀lọpọ̀ chair, o ni ọ̀pọ̀lọpọ̀ table rug wa níbẹ̀, àwọn computer oríṣiríṣi wa níbẹ̀, cotini wa níbẹ̀, ina si tan yanyan yan káàkiri nínú yara náà, ti o je pe oorun o ki sábà kun wa nígbà ti a ba ti wa nínú yara náà.

Sọ fún wa nípa ọkọ̀ ńlá tí o mọ̀. Ọkọ̀ ńlá tí mo mọ̀, òun náà ni ọkọ̀ àjàgbé. Eléyìí ni wọ́n fi ń kó àwọn ẹ̀ru ńlá ńlá láti ìlú kan lọ sí ìlú mìíràn, pàápàá jùlọ ìlú tí ó jìnnà sí ara wọn gidigidi. Eléyìí sì jẹ́ ǹkan tí ó máa ń mú orí wú fún àwọn tí wọ́n ń wa mọ́tò tí ó ń pèsè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fún àwọn ọmọ òdo òní náà.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni a ni àgbàlá ojo ni ile mi bo ti e jẹ́ pé kíni èyí, ó ń ba àwọn ǹkan ọ̀gbìn mi jẹ́ ṣùgbọ́n mi ò ní, kò sí ǹkan tí mo fẹ́ ṣe sí i. Máa ní láti máa faradà ní títí tí àwọn ǹkan ọ̀gbìn mi tí wọ́n ó fi jẹ ga kúrò níbi tí yóò ti le mọ fi ọwọ́ bá wọn, tí ó fi máa bá wọn jẹ́. Mo, eléyìí sì jẹ́ torí kò sí àǹfààní kankan tí à ń ṣe, tí ó ń ṣe fún mi ṣùgbọ́n a nílò rẹ̀ torí yóò máa, a fẹ́ ń gba omi kúrò ní àwọn orí páànù wa tí kò fi ní máa mú àwọn ilé wa kí wọ́n máa jò.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Rárá, èmi kò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń tijú púpọ̀ tí ó sì fẹ́ràn ìdánìkànwá. Torí dì èyí, mi ò fẹ́ràn rárá kí ń máa ṣiṣẹ́ ní ìta gbangba. Mo fẹ́ràn kí ẹ̀mí nìkan máa dá wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí n ṣe rí pé gbogbo nǹkan tí mo ṣe, ó wà ní ìbámu pẹ̀lú ẹ̀mí nìkan tó jẹ́ wí pé ẹ̀mí nìkan ni màá máa rí nǹkan tí mò ń ṣe lọ́wọ́.

Kí ni o ń sọ nígbà tí o bá fẹ́ tu ènìyàn nínú? Tí o bá fẹ́ tu ènìyàn nínú, àkọ́kọ́ ni pé màá wo ǹkan tí onítan uń fẹ́ràn sí àti ǹkan tí ó ṣẹlẹ̀ ní àkókò náà. Màá bá, màá bá onítàn un sọ̀rọ̀ àti pé eru ẹni tí ẹni náà jẹ́. Tí ó bá jẹ́ pé ẹni kan tí mo mọ oríkì rẹ̀ ni, màá kí oríkì rẹ̀ dáadáa. Màá sì kí déle dele, màá sì sọ àwọn ǹkan tí ó, tí ó mọ, tí wọ́n mọ pé ó fẹ́ràn láti máa gbọ́. Màá sì sọ fún un. Bẹ́ẹ̀ ni màá sọ àwọn ẹni tí ó dá nípa kí èèyàn máa bínú, màá sọ fún un. Eléyi le tu nínú kí ó sì yípadà.

Lérò rẹ̀, báwo ni a ṣe rí kí, báwo ni o ṣe rí kí àwọn ọmọdé ní fóònù ní kékeré? Ni ero ti temi, o burú jai ki omodè ni fóònù páàpáà jùlọ fún àwọn obìnrin. A lè rò pé a fi parental guide sí orí iru àwọn fóònù bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ yìí, wọ́n ní ọ̀nà láti, láti lọ se ìjàmbá fún àwọn parental guide yìí láti lọ mú, láti lọ wo nǹkan tí kò yẹ kí wọ́n wò ní orí fóònù báyìí àti wípé parental guide kò ní sọ irú àwọn ènìyàn tí ó yẹ kí ó máa pe àwọn eleyi. Irú èyí sì lè mú wọn kí ó expose wọn sí drug trafficking, sex, sexual abuse àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí ìdí èyí, mi ò fi ara mọ̀ rárá rara kí ènìyàn máa fún ọmọ ní fóònù ní kékeré. Ohun tí ó yẹ kí ọmọ kékeré máa kà, ohun tí ó yẹ kí ọmọ kékeré máa ṣe ní kékeré òun ni pé kí ó máa ka àwọn ìwé àbí kí ó máa ṣe àwọn lesson, àwọn assignment rẹ̀ ló yẹ kó máa fi gbogbo akókó yìí ṣe.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Ẹ̀rọ ayára bí àṣá tuntun, ìyẹn táa máa ṣì kọ̀mpútà. Ni ìgbà tí mo bá ṣe ri pé èyí, agbára èyí tí mò ń lò tẹ́lẹ̀ ò tí dínkù sí nǹkan tí ó yẹ kí n fi ṣe àbí nǹkan tí ó tún wà ní òde fún bí àpẹẹrẹ. Ẹ̀rọ laptop tí mò ń lò nílé gbà yìí kọ i5 ni àti pé ó ti jẹ́ old version tí mò sì ní dì kọ i8 láti fi ṣe àwọn iṣẹ́ kan ní orí ìntanẹ́ẹ̀tì. Torí ìdí èyí, mo nílò láti upgrade láti lọ ṣe láti ra tuntun mìíràn èyí tí yóò bá iṣẹ́ tí mo fẹ́ máa fi tuntun yìí ṣe ṣe. So torí ìdí èyí ni mo ní láti ra kọ̀mpútà mi ní kọ́dà ní oṣù tí a wà yìí. Oò náà ni màá gbìyànjú tí màá ṣe rí pé mo ra i mí. Bóò tiẹ́ jẹ́ pé ó wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n màá sáré ajò torí mo nílò rẹ̀ ni ti pàápàá.

Kí ni o sọ fún ọmọdé tí kò fẹ́ sùn? Ohun tí mo máa sọ fún, tí mo máa ṣe fún ọmọdé tí kò fẹ́ sùn ni wípé màá máa fi ọwọ́ gba nídìí pápá, pápá díẹ̀ díẹ̀ tí màá sì máa kọ orin sílé tí, tí màá sì máa jẹ́ kó mọ oríkì rẹ títí, tí tí tí yóò fi sùn lọ nibi tí ó bá wà.

Sọ fún wa nípa oríkì ìdílé yín. Oríkì ìdílé mi jẹ́ èyí tí ó dára púpọ̀ tí wọ́n sì máa ń ki wa. Ó sì tun sọ ibi tí a ti sẹ̀ wá láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Bí won ṣe máa ń ki wa ni pé "ọmọ a se oye tán o tán ṣóoru, wọ́n máa ṣèjì wòwò nílé onígbẹ́tì." Tí eléètù mọ̀ sí wípé ìlú ìgbẹ́tì ni ìdílé mi, ti àwọn bàbá bàbá mi ti ṣẹ̀ wá. Bo ti ẹ jẹ́ pé mi ò dé ìgbẹ́tì rí, mo kàn máa ń kọjá níbẹ̀ ni. So eleyi tio túmọ̀ mọ̀ sí ni yẹn wípé ìgbẹ́tì ni a ti ṣẹ̀ wá.

Sọ fún wa nípa ẹgbẹ́ ìdílé lórí fóònù. Ì máa ṣe ẹgbẹ́ ìdílé ní orí fóònù, ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó máa ń kó ẹbí mọ́ra tí ó sì máa ń sọ ǹkan tí olúkúlùkù ń rí ní ibi tí wọ́n wà. Ó ṣe pàtàkì gan, pàápàá jùlọ àwọn ìdílé tí wọ́n ní àwọn ènìyàn ní jìnnàjìnnà tí àwọn ènìyàn wọ̀ sí ní tòsí. Eléyìí yóò jẹ́ kí olúkúlùkù máa gbọ́ èrò ara wọn tí yóò sì tún mú ọkàn wọn fà sí ara wọn tí inú wọn sì máa dùn sí ara wọn. Tí wọ́n bá sì ní ayẹyẹ, yóò jẹ́ ǹkan tí yóò mú wọn rọrùn púpọ̀ láti tètè bá ara wọn sọ̀rọ̀ lórí ǹkan tí wọ́n bá fẹ́ ṣe. Yóò múra wọn, súnmọ́ ara wọn gidi gan, a sì mọ̀ pé ẹ̀dá tí ẹ̀dá bá ti súnmọ́ ara wọn, ǹkan tí ó máa ń bí, òun náà ni ìfẹ́, àlékún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ó ní ṣàlàyé ọjọ́ kan tí iṣẹ́ pọ̀ fún ọ àìmọye ọjọ́ ni iṣẹ́ máa ń pọ̀ fún mi. Páapá jù lọ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ wípé àwọn iṣẹ́ pọ̀ fún mi gidi gan ní ibi iṣẹ́ mi tí mo sì tún ní àwọn èyí tí ó yẹ kí èmi náà ṣe fún ara mi ṣùgbọ́n àyè kò pọ̀ fún mi láti ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Àti wípé àwọn iṣẹ́ mi náà tó wà fún mi ní ọ̀dọ̀ mi tó yẹ kí ń ṣe fún ara mi tó máa mú ilekun bá ìgbésí ayé mi ṣùgbọ́n eléyìí ti pọ̀jù fún mi ní ọ̀nàkọ́na tí mi ò sì rààyè láti ṣe. Kódà àti jẹun nígbà mi ó máa ń jẹ́ ǹkan tó nira fún mi àti rọrùn ṣun ó máa ń jẹ́ ǹkan tó nira fún mi. Irú ìgbà tí mò ń ṣe eléyìí, ọ̀sán lawà tí mò ń ṣe eléyìí. Mo dé láti jẹ́kì láti kọkọ sùn díẹ̀ kó tó di pé màá dáná tórí pé màá tún máa lọ sí ibi iṣẹ́ ni àti pé ó yẹ kí n ka àwọn nǹkan kan tí màá ni lò ṣùgbọ́n gbogbo ẹ ó ti pọ̀jù fún mi tí mi ò sì rààyè se mio r'orun sun. Mo fẹ ki ọ̀pọ̀lọpọ̀ mi maa sinmi lo je kin tun gbe eleyii pe kin tun maa fi ṣiṣẹ kin fi pawo diẹ wọlé si àpò ara mi.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára ní ìgbà tí mo bá ń jẹun. Àwọn ìwà tí ó dára tí ènìyàn bá ń jẹun, oun niwipe gẹ́gẹ́ bí ànọ́bì ṣe fi kọ́ wa oun ni pé kí a tó jẹun kí a kọ́kọ́ sọ Bismillah, ká pè orúkọ ọlọ́run sí oúnjẹ tí a fẹ́ jẹ yìí, lẹ́yìn eleyi kí a má jẹ oun tó bá wà ní iwájú wa, lẹ́yìn ta bá jẹun tó wà ní iwájú wa, kasi jẹ èyí tóbá dáa nínú oúnjẹ at wípé tí a bá ń jẹun, kòṣe dandan ni kí a má ma rò ẹjọ́ tó bá yẹ kí asoro kasoro. Tí a bá sì fẹ́ mu omi, ká kọ́kọ́ fọ ọwọ́ wa kí a fi gbé ike omi tí a fẹ́ mu. Tí a bá sì mu omi, kí a má jẹ pé oúnjẹ kankan wà ní inú ẹnu wa kó tó di pé a jẹun. Ká gbé oúnjẹ tó bá wà ní ẹnu wa mi kí a sì gbé ike omi náà kí a mú kí a má ba à sí ì ní àwọn ẹlẹ́yìí, àtọ̀ sí pé elẹ́yìí kí a má máa gbé ẹnu wa pàdé oní jẹ oúnjẹ eléebùrú jáà púpọ̀. Yàtọ̀ sí eleyi náà, bí a bá tún jẹun kí a má ri pé a jẹun ní ibi tí o lo lè dáadáa, kí a sì rí pé a joko kí a jẹun, kí arora loso, eleyi yó fún oúnjẹ láti losi ilé lọ settle down dáadáa then tí a bá fẹ́ mu omi náà kí a mọ pé a mu omi ní ìgẹ́ ìgbẹni kí ẹ ṣe pé ká kà dá omi gọ̀rọ̀rọ̀. Elẹ́yìí àti pé ká wọlé pé ibi tí a wà a wà ní orí ìjókòó láti mu omi.

Ìbéèrè sọ pé, sọ fún wa nípa títa ohun lórí ẹ̀rọ ayélujára. Títa ǹkan ní orí ẹrọ ayélujára ó jẹ èyí tí ó dáa púpọ̀ pàápàá jùlọ ti ènìyàn bá, to bá dájú fún ènìyàn lórí ǹkan tó ń tà àbí tí ó mọ nǹkan tí ó ń ta dáadáa tí ó ṣe, tí ó ṣe ń ta dáadáa fún bí àpẹẹrẹ. Tí èèyàn bá mú owó rẹ̀ tó bí èèyàn ń ta nǹkan ní orí ayélujára tí ó wá mú owó rẹ̀, tí ó wá tó gbé sí orí ayélujára pétọ̀, òun niru nǹkan báyìí ní títa bií bàtà fún bí àpẹẹrẹ nísìínyi. Ó gbe sí orí ayélujára pé tọ̀, òun niru bàtà yìí fún títa tí ẹni náà sì béèrè fún, tí ó ti ṣé kalẹ̀lẹ̀, tí ó ti, tí wọ́n ti pákéjìẹ̀, tí wọ́n sì gbé lọ fún ẹni náà. Ṣùgbọ́n tó dọ́dọ̀ ẹni náà, tí ẹni náà ni rara pé òun ò fẹ́, ko kin ṣe ńkan tí òun fẹ́ lé ilé yìí, shortage ló jẹ fún èèyàn. Ṣùgbọ́n yàtọ̀ sí ilé yìí, bóyá ẹ̀yán ni fòòní àbí eyan ni ǹkan ninù ilé, tí ẹ̀yán ti ya fọ́tò rẹ̀, ti wón sì gbe sí orí ayélujára pétọ̀, o sii nta gigi gan. Tí ó sì jẹ́ wípé o máa ń mú ìbéèrè wá lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Báwo ni o se ma n dáhùn fóònù ni ibi iṣẹ́ rẹ. Àkọ́kọ́ ná, ní ibi iṣẹ́ mi, iṣẹ́ òní pipe náà ni mò ń gbé ní ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé fóònù ti tẹ̀mí ni, mi ò kín dáhùn ìpè ní ibi iṣẹ́ mi. Àyàfi ìgbà tí mo bá ti wà ní break, màá fi, à mú fóònù mi yóò wà ní ibi kan tí mo pamọ́ sí. Nígbà tí mo bá ti wà ní break, màá wo gbogbo àwọn tí wọ́n ti pè mí, màá sì pe gbogbo wọn padà.

Sọ fún wa nípa ọ̀nà tí o máa ń rìn lọ. Sọ fún wa nípa ọ̀nà tí o máa ń rìn lọ. Ọ̀nà tí mo máa ń rìn lọ pọ̀ gidi gan, pàápàá jùlọ níbi junction ibiṣẹ́ mi títí dé ibiṣẹ́ mi. Ìrìnàjò yìí ó máa ń gbà mí ní ìṣẹ́jú mẹ́wàá tí mo sì máa ń rìn lọ lá-- lọ́bọ ní ojoojúmọ́. Ni tó kéré jù, ẹ̀ mẹ́rin-- ẹ̀ máarún ní ọ̀ṣẹ̀ kan kan.

Sọ fún wa nípa iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́. Iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ ó jẹ́ iṣẹ́ tí ó dára tí ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìbùkún, o nii ere jẹ tó pọ̀. Yàtọ̀ sí pé èèyàn ń kọ̀ èèyàn, èèyàn náà fún rara rẹ̀ yóò tún máa gba ara rẹ̀ ní ìmọ̀, yóò tún máa na ara rẹ̀ ní ìmọ̀ torí oun tó ti kọ́ni. Ó ṣe é ṣe kí wọn náà ó mọ̀ síi ni, ó sì ṣe kí wọ́n tó bá àwọn ìbéèrè kan pàdé tí ìwọ ò tíì mọ̀ tẹ́lẹ̀ níbi ǹkan nígbà tó ń kọ́ àwọn ènìyàn, ó tún lọ ṣe ìwádìí síwájú síi nípa rẹ̀, ní iṣẹ́ ìwádìí síwájú síi, síwájú síi ọ̀tún ti mo náà si niyen ni àti wípé oun tó dára tó pọ̀ wà níbí tí èèyàn máa kọ́ àwọn èeyàn ní ǹkan. Ní ayé ńbí yóò jèrè rẹ̀, bẹ́ẹ̀ náà sì tún rẹ ní ọ̀run náà yóò tún jèrè rẹ̀ torí yóò ma gba ládàá nínú gbogbo ǹkan tí ó bá ń kọ́ ènìyàn náà. Yàtọ̀ sí ilé yìí tí èèyàn bá ń kọ́ ẹnì ǹkan burúkú bẹ́ẹ̀ ènìyàn náà yóò máa gba ẹ̀ṣẹ̀ lórí rẹ̀ àti wípé ẹni tó ń kọ́ ẹnì ǹkan burúkú ó máa ń padà já sí ikabamọ́ lẹ́yìn oro eyin ni.

Sọ fún wa nípa àgbàlá ilé yín. Àgbàlá ilé wa tóbi gidi gan ni tí ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ koríko. Kódà èmi àti caretaker ile mi á sọ̀rọ̀ lórí rẹ̀ lánàá bí a ṣe pe àwọn ènìyàn inú ilé wa tí a gbà ara wa jọ bóyá kí a sanwó fún ẹni tí yóò ba wá ko ni àbí kí á ra chemical fún àwọn tí wọ́n ó ṣe fumigation rẹ̀ tí wọ́n o bá wá fin tí ó sì fi kú fin fin.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, òun ni ìgbà tí òjò bá ṣú torí a ń retí ìdéra Ọlọ́run ní orí wa ni, mo fẹ́ràn rẹ gidiga. Àṣìkò yí ara mi yóò balẹ̀, inú mi yóò sì dùn màá sì máa retí ẹniti ó ń ti oun bo láti ọ̀dọ̀ Olúwa fún wa. Bẹ́ẹ̀ ni màá kún fún àdúrà kó má jẹ́ èyí tí ó ti o pa àwọn ènìyàn lára púpọ̀, pàapaà jùlọ àwọn tí wọ́n ń gbé ní etí odò, màá ma ṣàdúrà fún wọn pé kí Ọlọ́run má je kí òjò náà pọ̀jù tí ómi o fi kún wọn ínú ilé wọn.

Àkókò wo ni o kọ ọ́fíìsì rẹ sí? Ọ́fíìsì mi máa ń ṣí ní gbogbo ìgbà nì, torí gbogbo ìgbà ni a ń ṣiṣẹ́ níbẹ̀. Bí àwọn ẹni kan ṣe ń kúrò ní àwọn min n ìwọlé láti ìjọ tí ó sì ti sí, ìyẹn ní bóyá bí ní ọdún bí mẹ́wàá sẹ́yìn, kò tíì tìro ni. Bẹ́ẹ̀ ni báwo ni a ṣe ń wọlé, láwọn èèyàn ń jáde óríṣiríṣi nǹkan n ṣẹlẹ̀ níbẹ̀ títí láé láé bí yio si ṣe wà na niyen.

Aṣọ tí o máa ń wọ̀, aṣọ tí mo máa ń wọ̀ ó pọ̀ gidi gan. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n wọ̀n ìkáń ni fún bí àpẹẹrẹ. Òní ni ọjọ́ Jímọ̀, aṣọ tí mo wọ̀ ní òní ó jẹ́ aṣọ ìbílẹ̀, aṣọ ìbílẹ̀ tí mo sì dé fìlà gọ̀bìì sí ní orí. Ó jẹ́ gínì àbí asọ kí a sọ pé sẹ́nétọ̀, òun ni aṣọ náà tí télọ̀ mi tí ó sì ba mi rán, tí ó gbẹ dáadáa sí mi lára, tí ó sì fi iṣẹ́ síi, tí ó fi àpò sí àyà rẹ̀, tí ó sì jẹ́ kí ó gùn dáadáa, tí ṣòkòtò rẹ̀ ó sì dílẹ̀ ní ìbámu pẹ̀lú ẹyi tí, ní ìbámu pẹ̀lú ti ẹ̀sìn tí mò ń ṣe ní ẹ̀sìn Islam ni.

Sọ fún wa nípa oúnjẹ tí a ń sè ní ọjọ́ àjọ̀dún, oúnjẹ tí ó sábà gbopọ̀jù tí àwọn ènìyàn máa ń sè ní ọjọ́ àjọ̀dún, òun ni ìrẹsì, òun ni iyán, àmàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní ilé tìtìtọ̀dọ̀ wa, àjọ̀dún mẹ́ta ni àwa mo ti awa maa n se ni ile tititodo wa ní ìbámu pẹ̀lú ẹ̀sìn Islam. Àkọ́kọ́ àjọ̀dún tí a máa ń ṣe ni ti ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀, eleyi la máa ń ṣe ní ilé wa. A lè gún iyán, ìgbà mi, a lè sè rice ní ìgbamo pẹ̀lú owó tí ó bá wà ní ọwọ́ bàbá mi. Ṣùgbọ́n tí eléyi o ba sí, a sáà rí pé a dáná tí àwọn ènìyàn ó sì jẹun ní ilé wa ní ọjọjumo kí Ọlọ́run bọ̀, kó fún mi ní agbára láti lè ṣe iru ikan báyìí kí n lè tẹ̀síwájú nǹkan tí bàbá mi ti ṣe sílẹ̀. Ọdún ẹ̀lẹ́ẹ̀keji òun ni ọdún àwẹ̀ Ramadan. Nígbà tí a bá pa ewé àwẹ̀ Ramadan, a máa ń ṣe ọdún. Ẹni tí a ṣe máa ń ṣe ní ọdún yìí náà ni egbò. Wọ́n ti lọ egbò yẹn, àgbàdo náà lẹ́ẹ̀ láti alẹ́, wọ́n sì gbé káná, wọ́n sì sè títí tí ó fi máa jùmọ́ ní ilé wa. Ilé yìí náà ara nǹkan tí a máa ń jẹ ní ọdọdún kékeré ni, ṣùgbọ́n tí ó bá jẹ́ ọdún ńlá, ọdún tí a máa ń pa ẹran àgbò, a máa ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹran àti máa ń gún ọ̀pọ̀lọpọ̀ iyán àti ẹ̀gúsí ní ìru ọdún yìí.

Báwo ni ojú ọjọ́ ṣe ń nípa lórí ọjọ́ rẹ? Ojú ọjọ́ máa ń nípa nítorí ọjọ́ mí gidi gan. Ọjọ́ tí òòrùn bá mú gidi gan, màá ní láti dúró láti dá àwọn iṣẹ́ mi dúró títí di ìgbà tí òòrùn náà yóò lọlẹ̀. Pàápàá jùlọ tí ó bá jẹ́ ojú ọjọ́ òjò ni, màá ní láti jẹ́ láti ṣe sùúrù láti rí i pé bóyá òjò náà yóò rọ̀ àbí kò ní rọ̀. Kótó di pé màá gbìyànjú àbí màá pinnu láti jáde ní ọjọ́ náà.

Sọ fún wa nípa ìsinmi láàárín ọ̀sẹ̀. Ìsinmi láàárín ọ̀sẹ̀ ó jẹ́ èyí tó ṣe kókó gan torí tí èèyàn bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́, ó ní láti sinmi. Tí ènìyàn ò bá sinmi, èèyàn yóò padà dùbúlẹ̀ àìsàn tí ọlọhun o si nj jẹ kí á rí eléyìí. So ìsinmi ṣe kókó láàárín ọ̀sẹ̀ gidi gan, a-- ó kéré jù kí èèyàn sinmi lẹ́ẹ̀mejì lọ́sẹ̀, ó ṣe kókó. Nínú ẹ̀mẹ-- nínú ọjọ́ méjì tí èèyàn fẹ́ sinmi lọ́sẹ̀ yìí kí èèyàn lọ sí ibi tí a gba-- ibi ìgbafẹ́, kí èèyàn gbé àwọn ẹbí rẹ̀ jáde, kí wọ́n lọ jẹ ìgbádùn, kí wọ́n sì fẹ́ tẹ́ra wọn lọ́rùn, kí wọ́n lọ ṣeré, kí wọ́n sì bá ara wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwàdà, kí wọ́n kọ́ra wọn lẹkọ, kí wọ́n sì mọ ńipa bí a ṣe ń gbé ayé rere pẹ̀lú àwọn ènìyàn.

Ṣé o fẹ́ràn tí tàbí ohun míìràn? Ṣé o fẹ́ràn tí tàbí ohun míràn? Ṣàlàyé bí o ṣe ń ṣe. Mo fẹ́ràn tea gidi gan ni, yàtọ̀ sí pé eléyìí ni tí mo tún fẹ́ràn ni kí n máa mu kóòkì. Yàtọ̀ sí méjèèjì yìí mi ò fẹ́ràn ikankan. Pápá jùlọ tea tàbí àti búrẹ́dì, mo níwọ́n fẹ́ rẹ̀ gidi gan ni tí mo sì fẹ́ràn kí n má a mú ní gbogbo ìgbà. Ni yàtọ̀ sí, nígbà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn kí n máa mú kódà kò sí ìgbà tí mi ò ki n mú. Mo lè mú ní àárọ̀ kùtùkùtù, mo lè mú láàárọ̀, mo lè mú ní ìyálẹ́ta, mo lè mú lọ́sàn án, mo lè ní, mo lè mú ní àsálẹ́, mo lè mú ní ìrọ̀lẹ́, mo lè mú lálẹ́, mo lè mú ní òru, mo lè mú ní ìganjọ, kò sí ìgbà tí mi ò lè mú tíì.

Ṣé oúnjẹ rẹ n yípadà ní àkókò kan nínú ọdún? Ṣé oúnjẹ rẹ n yípadà ní àkókò kan ní inú ọdún? Ṣé oúnjẹ rẹ n yípadà ní àkókò kan nínú ọdún? Bẹ́ẹ̀ni, oúnjẹ mi máa n yípadà ní àwọn àkókò kan nínú ọdún. Eléèé ko ní ní bóyá oṣù kan àbí ni oṣù mìíràn. Ìgbà mìíràn tí mo bá ṣe ní owó lọ́wọ́ sí, òun ni. Pàápàá, jùlọ nínú oṣù tá wá yìí. Ohun tí mo jẹ́ jù nínú oṣù yìí, òun náà ni spaghetti torí ó ni mo ní nílé jù, oun sì ni mi ò sì ní owó púpọ̀ lọ́wọ́ láti lọ ra oúnjẹ sílé.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi, òun ni oṣù kínní, ìyẹn oṣù Sẹẹrẹ. Ni ọjọ́ kínní, ọ̀nà ni wọ́n sì bí mi nínú oṣù náà. Ó jẹ́ oṣù tó bẹ̀rẹ̀ ọdún ọdún global kálẹ́ndà, ó ti ẹ̀ jẹ́ pé kò ní ìtumọ̀ kankan sí mi. Èmi sì ń gbe ìgbésí ayé mi lọ́nà náà ni. Ṣùgbọ́n oṣù tí a bí mi, oṣù kínní ni òun, oṣù Sẹẹrẹ.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ rẹ? Bẹ́ẹ̀ ni, a máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ mi ní ẹ̀kọ́ kan, pàápàá jùlọ tí àwọn ènìyàn kan tí wọ́n bá fẹ́ kúrò níbi iṣẹ́ láti lọ sí ibi iṣẹ́ mi láti gba ìgbéga àbí láti ṣe ti o ba tun wa ti se oun tuntun oun tuntun ni ibise wa.

Báwo ni àwọn aládùúgbò rẹ ṣe rí? Àwọn aládùúgbò mi da gidi gan ni, wọn sì jẹ́ àwọn tí wọ́n ní ọ̀yààyà, tí wọ́n máa ń kó'ni mọ́ra, tí wọ́n sì máa ń ṣe àpọ́nlé àwọn ènìyàn ní àdúgbò, tí wọ́n sì máa ń ṣe ìrànlọ́wọ́ àti ìkún-wọ́ fún gbogbo fún ìgbéga àti ìdàgbàsókè àdúgbò wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun náà ni àkókò ìrọ̀lẹ́ tí a bá ti tí àwọn ènìyàn tí wọ́n ò mọ darí bọ̀ láti ibi iṣẹ́ wọn. Mo fẹ́ràn kí n máa wà ní ìta àbí ní ilé ìgbafẹ́ láti máa wo bí eeyàn ṣe ń lọ, bí eeyàn ṣe ń bọ̀ ní ọjọ́jùmọ́.

Sọ fún wa, sọ fún wa nípa iṣẹ́ tí àwọn ọmọdé ń ṣe nílé? Iṣẹ́ tí àwọn ọmọdé ń ṣe nílé, ó jẹ́ èyí tó pé oríṣiríṣi àti iru ọmọdé náà àti bí ọmọdé náà ṣe dàgbà sí. Nítorí ọmọdé náà ní ìpèpè, ìpele tìtì wọn. Àwọn ọmọdé mi wà, iṣẹ́ táwọn kàn máa ń ṣe, ọ̀nà ni ká kàn máa ń sùn kí wọ́n sì máa ń mu ọmú, kí wọ́n sì máa jẹun, kí a máa sunkún, iṣẹ́ tìtì wọn nìyẹn. Àwọn ọmọdé mi wà tó jẹ́ wípé sọ́ọ̀sì ìbọ̀sẹ̀ wọn nìkan la wọ́n lè fọ̀ àti pátà tìtì wọn nìkan, ọ̀nà ni wọ́n lè fọ̀. Ìṣẹ́ tìtì wọn náà nìyẹn. Àwọn ọmọdé mi wà tí wọ́n ti dàgbà díẹ̀, àwọn lè rí ìfọbọ́, wọ́n sì lè jíṣẹ́, wọ́n sì lè fọ àwọn nǹkan kan náà tó wípé ká lọ nínú ilé, iṣẹ́ tìtì wọn náà nìyẹn. Yàtọ̀ sí eléyìí, àwọn ọmọdé mi náà wà, ọ̀rẹ́ bí ọmọ ọdún méje lọ sókè títí lọ ọdún mẹ́ṣàn, àwọn yẹn tó lẹ́yìn pé wọ́n leè fọbọ́, àwọn tó lè tún mú ìgbálẹ̀ máa tìtì wọn won si tún leè mobu ìlẹ̀ ẹ́ lẹ̀ máa tìtì wọn. Iṣẹ́ tó ọmọdé ń ṣe inú ilé, o pọ̀ gidi gan.

Sọ fún wa bí o ṣe ń kọ́ Yorùbá lórí fóònù. Èmi ò kọ́ Yorùbá ní orí fóònù o torí mo gbọ́ Yorùbá dé orí i gẹ́. Ókè, a lè sọ báyìí náà wípé mò ń kọ́ Yorùbá ní orí fóònù torí ètò Masoinbo tí mo máa ń gbọ̀. Mo máa ń kọ́ ẹ̀kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀, àti wípé sáyẹ̀nsì ní Yorùbá, ó náà máa ń kọ́ mi ní àwọn ọ̀pọ̀lọpọ̀ Yorùbá. Tí mò maa n kọ́ ẹ̀kọ́ níbẹ̀ náà, ẹ̀tọ́ sí sáyẹ̀nsì ní Yorùbá, ì-ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá. Ókè kẹ́mísítírì, kẹ́mísítírì ni mo fẹ́ sọ, oun náà mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ní ibẹ̀ náà. Sáyẹ̀nsì ni Yorùbá náà kò gbẹ́yìn, àròjínlẹ̀ náà kò gbẹ́yìn, Masoyinbo kò gbẹ́yìn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mi o ti ni lè ka wọn tán.

Se o fẹ́ràn wiwo àwọn ìràwọ̀. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa wo àwọn ìràwọ̀ ní alẹ́. Eleyìí yóò máa mú mi rí títóbi Ọlọ́hun àti àwọn oríṣìíríṣìí àwọn nǹkan tí ó ṣẹ̀dá sí inú sánmọ̀, tí ó fi beautify sánmọ̀, tí ó sì fi se atọ́nà àti òye fún àwa ènìyàn.

Tọ́jú oúnjẹ kí ó lè pẹ́. Bímọ ṣe máa ń tọ́jú oúnjẹ kí ó lè pẹ́ ni wípé, màá sí i sílẹ̀. Irú oúnjẹ tí mo bá sè lóòjọ́ màá sì í sílẹ̀. Màá rí pé atẹ́gùn fẹ́ sí i, ó tún dá lé lórí irú oúnjẹ tí mo máa fẹ́ tọ́jú. Pàápàá jù lọ, oúnjẹ tí mo máa ń sè jù, òun náà ni ìrẹsì àti ẹ̀wà. Màá sí i sílẹ̀, tí n bá sì rí pé atẹ́gùn ń fẹ́ sí i. Lẹ́yìn ìgbà yẹn, màá rí pé mò ń warm ẹ̀ ní ojoojúmọ́, mò ń gbe raná lójoojúmọ́. Lẹ́yìn eléyìí, màá rí pé mò ń fi iyọ̀ sí i. Bẹ́ẹ̀ ni màá sí i sílẹ̀ tí mi ò ní jẹ́ kí atẹ́gùn kó sáwọ́ púpọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? N tí mo ń ṣe nígbà tí mo bá dúró de ǹnkan ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà, ò ní pé màá máa tẹ fóònù mi, màá sì máa wo nǹkan tó ń lọ lórí Twitter tàbí kí ń máa wo nǹkan tó ń lọ ní orí Facebook. Ìgbà mìíràn, mo sì máa ń ṣe iṣẹ́ lórí saìlẹ́nsìò.

Sọ fún wa nípa ẹ̀pà àti kúlíkúlí. Ẹ̀pà àti kúlíkúlí wọ́n jẹ́ ọmọ ìyá kan náà ẹ̀pà jẹ́ èyí tí a ò tíì ṣe nǹkan lórí rẹ̀ rárá, tí kúlíkúlí sì jẹ́ èyí tí ẹ̀pà tí a ti lọ̀, tí a sì ti dín, tí a ti fún àwọn òróró ara rẹ̀ kúrò. Mo fẹ́ràn kúlíkúlí gidi gan ni, bẹ́ẹ̀ náà sì ni mo fẹ́ràn ẹ̀pà. Pàápàá jùlọ kí n máa fi wọ́n jẹ búrẹ́dì.

Nígbà wo ni o máa ń ṣe ìmátótó ilé rẹ? Ni ìgbà to mo maa n se imototo ile mi o pe orisiriisii páápàá jùlọ, ojoojúmọ́ mo máa ń ṣe ìmátótó inú kíṣìnì mi. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìmátótó inú ilé ìwẹ̀ mi àti wípé ọjọ́ mẹ́ta mẹ́ta mo máa ń ṣe ìmátótó inú pálọ̀ mi. Bẹ́ẹ̀ sì ní ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmátótó inú yàrá mi. Bí mo ṣe máa ń ṣe ìmátótó inú ilé mi nìyí.

Báwo ni ó ṣe ń san owó tí o jẹ? Bí mo ṣe máa ń san owó tí mo jẹ ni wípé ní ìparí oṣù tí mo bá ti gba owó oṣù mi, màá ti kọ gbogbo àwọn tí mo jẹ ní owó kalẹ̀ tí mi ò sì ní ìgbàgbé àti iye tí màá fún oníkálúkùú wọn. Bẹ́ẹ̀ ni tí owó bá ṣe wọlé sí àkáùntì mi, màá darí gbogbo ẹ̀ lọ sí orí Opay, torí mo mọ̀ pé. Orí PalmPay jàre, torí mo mọ̀ pé àwọn ni wọ́n ò kí ń jẹ owó fún, èsì fi owó ránṣẹ́ sí ènìyàn lórí báǹkì wọn. Ní ẹ̀yẹn léèyín, màá san gbogbo owó tí mo jẹ ní àìsí ìdíwọ́ kankan.

Báwo ni o ṣe máà ń, báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti ó tọ́, iṣẹ́, báwo ni o ṣe mọ̀ pé iṣẹ́ ti tó? Ìgbà tí mo kí n, bí mo ti máa mọ̀ pé iṣẹ́ ti tó ni ìgbà tí mo bá ti rí pé ó ti rẹ̀ mí, tàbí kò sí iṣẹ́ nǹkan láti ṣe mọ́, àbí àsìkò tó yẹ kí n fi iṣẹ́ náà sílẹ̀ ó ti tó, àsìkò yìí náà ni màá ti mọ̀ pé ìtàn máa ti lé tí ó lọ, iṣẹ́ ti tó láti ṣe.

Ṣé o wọ gíláàsì? Rárá, ní ọwọ́ tí mo wá yìí mi ò wọ gíláàsì torí mi ò-- mo ń lọ sí ibi kan ni. Mo fẹ́ lọ ra nǹkan ní ọjà. Ṣùgbọ́n yàtọ̀ sí ilé yìí, mo máa ń wọ gíláàsì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí mo ní airun àrùn ojú. Mi o le rí nǹkan tí ó bá jìnnà sí mi dáadáa àbí ènìyàn tó bá jìnnà sí mi dáadáa. So torí ìdí èyí ìgbà tí mo bá fẹ́ lọ kí ìrun jímọ̀ àbí mo fẹ́ lọ sí ilé keu àbí mo fẹ́ lọ sí school àbí mo fẹ́ lọ sí ibi iṣẹ́, mo máa ń ní láti wọ gíláàsì sí ojú mi.

Ní èrò tiẹ, kí ló ń so àwọn àgbà àti ọmọdé pọ̀? Kí ló ń so àwọn àgbà àti ọmọdé pọ̀? Ohun tó ń so àgbà àti àwọn ọmọdé pọ̀, ó pọ̀ gidi gan-an. Alákọ̀ọ́kọ níbẹ̀, òun ni ìbáṣepọ̀ tí ó rẹwà bí kí èèyàn, kí ọmọ ké kó bọ̀wọ̀ fún àgbàlagbà, kí àgbàlagbà náà kí ó sì bọ̀wọ̀ fún ọmọdé. Eleyi jẹ́ ọ̀nà kan gbóògì tí ó máa ń fi ìbáṣepọ̀ tí ó dan mọran wà láàárín àwọn méjèèjì.

Eré wo ni ò ń ṣe nígbà tí o wà ní èwe? Eré tí mo máa n ṣe nígbàtí mo wà ní èwe, òhun ni kí n máa gbá bọ́ọ̀lù, bóti ẹ̀ jẹ pé mi o nífẹẹ rẹ̀, ṣùgbọ́n eléyìí tí a máa ń fi ọwọ́ gba, ohun ní mo nífẹẹ sí kí n máa gbá jù, ní ọpọ, ọpọ ìgbà yàtọ̀ sí eré bọ́ọ̀lù, èyí tí mo tún fẹ́ràn kí n máa ṣe, ohun ni kí n máa ṣáré káàkiri àdúgbò, kí n máa wa kẹ̀kẹ́, àti pé ó ní àwọn oríṣi kẹ̀kẹ́ kan tí a máa ń ṣe. Eléyìí jẹ́ èyí tí mo tún fẹ́ràn jù ní àti máa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Wọ́n ní sọ fún wa nípa ìpinnu tí o kábàámà. Ìpinnu tí mo kábàmọ̀ ó pọ̀ gidi gan ni papa jù lọ ìpinnu tí mo ṣe láti wá owó lórí interneti ní ìgbà kan rí eleyi jẹ́ èyí tímọ́ kó ọ̀pọ̀lọpọ̀ abamo lé lórí torí mo rí owó náà ṣùgbọ́n owó náà kò tèmi lo run àti pé ọ̀nà tí o gba wa ó jẹ́ èyí tí mi ò padà ní ìfẹ́ sí rárárárá. Torí ìdí eyìí mi ò fẹ́rán-- mo kábàámà pé mo ṣe ìpinnu náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Lérò, lérò rẹ. Kí ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́ nínú àṣà? Ikan ti agbudo file àwọn ọmọdé lowo nínú asa oun náà ni ibowo fún àwọn àgbàlagbà. Ìpọn àwọn àgbàlagbà lé, ó jẹ́ èyí tí ó ṣe kókó jù lọ nínú àwọn àṣà wa tí a sì gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé ní ọwọ́. Ìjẹ́ ọmọlúwàbí lení ìdójútì àti ìṣe akín ní gbogbo ọ̀nà.

Sé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ kankan. Ìgbàgbọ́ tí èmi gbàgbọ́ ni ìgbàgbọ́ tí si Allah àti ìgbàgbọ́ sí gbogbo nǹkan tí Anábì sọ fún wa nípa Allah. Eléyìí nìkan ni mo gbàgbọ́. Gbogbo àwọn ìgbàgbọ́ yòókù èmi ò lọ́wọ́ sí o. Kò sí ǹkan tó kànmi nípa wọn.

Lérò titì rẹ, kí ni gbigba àlejò dáadáa túmọ̀ sí? Gbigba àlejò dáadáa, ó túmọ̀ sí nǹkan re, nǹkan ìdùnnú àti nǹkan ìbọ̀wọ̀. Torí àlejò ti ènìyàn ponle inú re yio dùn. Bo tiẹ̀ jẹ́ pé ní ìgbà mìíràn, ó máa ń mun inira lọ́wọ̀, ṣùgbọ́n gbogbo lábẹ́ botilewu kó rí. Inú eyin méjèèjì yóò padà dùn lẹ̀yin ọ̀reyin, torí ẹni tó gbá àlejò rẹ̀, tí ó pọn lé nígbà àkọ́kọ́, tí ó bá pàdé rẹ̀ ní ìta nijọ́ mìíràn, inú rẹ̀ yóò dùn láti tún rí iru ẹni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni inú ohun náà yiò dùn pé, "à, ẹni yìí pamọ́ lé gidi gan-an ní ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ rẹ̀."

Ṣé o máa ń fi ìpara sára? Rárá o, èmi ò kí ń fi ìpara sára. Tí mo bá ti wẹ̀ tán, nísẹ́ ni màá jàde, sí ìta, tí màá sì kọrí sí ibi tí mo ń lọ, tí màá wọ àwọn ẹ̀wù mi, tí màá sì kó sínú bàtà mi, aago àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí màá sì jáde. Èmi ò kí ń fi ìpara sí ara mi.

Lérò rẹ kín ní a ń sọ ibìkan di ilé? Kí ló ń sọ ibìkan di ilé? Ohun tó ń sọ ibìkan di ilé náà ni pipa ilẹ̀ síbẹ̀, kí ènìyàn sì gbé foundation. Lẹ́yìn bá tí ènìyàn bá gbé foundation, kí ènìyàn fi cement si, kí ènìyàn sì bẹ̀rẹ̀ síí to block. Kí ènìyàn máa ti to block dókè, kí ènìyàn fi páànù sí, kí ènìyàn sì rẹ́, kí ènìyàn sì kó sọ́ọ̀ síbẹ̀. Ìbẹ̀ ti di ilé náà nù.

Ṣé o fẹ́ràn rin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni mi le sọ boya mo tiẹ fẹ́ràn rẹ àbí mi o fẹ́ràn rẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èèyàn o bá fẹ́ràn rẹ̀, se máa wa fò láti ilẹ lọ sí àjà kẹta àbí kẹran ni? Kódà mi ò bá fẹ́ràn rẹ̀, màá ní láti gun naani. Ke si se gbogbo ìgbà náà maa le sọ pe mio fẹ́ràn rẹ. Ke e ṣe gbogbo ìgbà náà màá sọ pé mi ò fẹ́ràn rẹ̀. Àti wípé mo fẹ́ràn rẹ̀, mi ò fẹ́ràn rẹ̀. Kò o se ǹnkan tí èèyàn o gbudọ̀ má se sára ilé to bá dipé ile tó ní ìpele ni.

Sọ fún wa bí o ṣe ń lo àwòrán ilẹ̀ lójú ọ̀nà. Bíwọ ṣe ń wò ó, sọ fún wa bí o ṣe ń, sọ fún wa bí o ṣe ń lo àwòrán ilẹ̀ lójú ọ̀nà. Àwòrán o ilẹ̀ ó ṣe kókó ní ojú ọ̀nà. Eléyìí ni ó jẹ́ àtọ́sàná fún ènìyàn láti má pa àdánù ojú ọ̀nà àbí láti mọn ibi tí ó ń lọ. Nítorí tí èèyàn bá mọ ibi tí ó ń lọ, òun ni yóò ṣe sábàbí tí èèyàn ó sì dé ibi tí ó ń lọ ní àsìkò tí ó yẹ kó dé bẹ̀ àti ní ìgbà tí ó yẹ kó dé bẹ̀.

Sọ fún wa nípa orin ìbílẹ̀ tí a ń gbọ́ níbí. A mi ò kí ń gbọ́ orin ìbílẹ̀ kankan ní ìbi tí mo wà torí mi ò fẹ́ràn orin rárá. Gbogbo abẹ́ boti wù kọ́ máa, mi ò fẹ́ràn orin. So mi ò lè sọ nípa orin ìbílẹ̀ kankan tí wọ́n tí ẹ má ngbo níbí báyìí.

Oúnjẹ wo ni ò ń retí? Ni àkókò kọ̀ọ̀kan, ní ìgbà òwúrọ̀, oúnjẹ tí mo máa ń retí, ó náà ni búrẹ́dì àti àkàrà. Ni àkókò ọ̀sán, oúnjẹ tí mò ń retí, ó náà ni sẹ̀mọ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí àbí iyán àti ọbẹ̀ ẹ̀fọ́ rírò. Ni àkókò alẹ́, oúnjẹ tí mò ń retí, ó náà ni ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú ata àti ọbẹ̀ àti ẹja aláràn tó gbámu se.

N ni òhun mun ní gbogbo ọjọ́. Ohun tí mo máa ń mu ní gbogbo ọjọ́, òun ni omi. Yàtọ̀ sí omi, mo fẹ́ràn kí n máa mu kóòkì, pàápàá jùlọ èyí tó wá látọ̀dọ̀ Coca-Cola àti bígì. Mo fẹ́ràn rẹ̀ gidi gan, tí mo sì máa ń rí pé mo mú. Ó kéré jù ẹ̀ẹ̀kan lóòjọ́ tí mo ṣì máa ń mun dáadáa, pàápàá jùlọ èyí tí ó bá tutù tí ó tutù gidi gan, mo fẹ́ràn rẹ̀. Mo sì fẹ́ràn kí n ma mun lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Sọ fún wa nípa híhun aṣọ ìbílẹ̀. Nípa híhun aṣọ ìbílẹ̀, ó jẹ́ àwọn iṣẹ́ ìdílé kan tí wọ́n sì mú ní, ní òkúnkún dùn. Ní híhun aṣọ ìbílẹ̀ tí mo mọ̀, àwọn tí mo mọ̀ tí ó ń ṣe ní ìlọrin, àwọn ni ìdílé aládòdó. Ọ̀rẹ́ mi kan wà níbẹ̀ tí ó sì máa ń hun. Ó máa sọ́nà hun gidi gan, tí mo sì máa ń pààrọ̀ ọ̀dọ̀ rẹ̀ láti rà á lọ́dọ̀ rẹ̀ lóòrèkóòrè.

Sọ fún wa bí o ṣe pàdé ẹni tí ó ṣe pàtàkì fún ọ. Bí mo ṣe pàdé ẹni tí ó ṣe pàtàkì fún mi ni ibi iṣẹ́ mi. Ó jẹ́, mo jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ alẹ́ tí òun sì máa ń ṣiṣẹ́ àárọ̀. Nigbakugba ti o ba ti de ni àárọ̀, maa ti ba ọrẹ rẹ mu ààyè silẹ. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan, ṣùgbọ́n mi ò fi hàn pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ ni mo máa ń bá mú ààyè. Eléyìí sì jẹ́ ọ̀nà tí mo máa ń fi mọ̀ nípa rẹ̀. Màá béèrè lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ pé, "báwo ni ọ̀rẹ́ rẹ yìí sì jẹ́?" Bí a ṣe wà níyìí títí nígbà tí ó sì di wípé mo, mo sọ fún ọ̀rẹ́ rẹ̀, mo béèrè nípa rẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ rẹ sì sọ fún mi. Bẹ́ẹ̀ ni mo sọ fún un pé, "à, mo mọ̀ ní ìfẹ́ rẹ pé kó bá mi sọ fún un." Ó sì sọ fún un. Kódà ọjọ́ tó sọ fún un, ọ̀nà ni, ni abára wa sọ̀rọ̀ tí a sì ti jọ wà ní.

Kíni ó máa ń fún ọ, kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ọun ni owó ọ̀yàyà tí wọ́n máa ń san fún wa ní oṣooṣù. Tí wọ́n bá ti san owó yìí, yóò jẹ́ àkókò kan tí inú mi máa ń dùn, àti wípé ìlànà láti gba owó yìí ó jẹ́ èyí tí kò ṣe nǹkan tí èèyàn lè fi, tí èèyàn lè máa mu ṣe rí rára rárá. Nítorí ìdí èyí, màá fi ara balẹ̀ se iṣẹ́ mi torí èèyàn o gbọdọ̀ ní àyè kankan níbi iṣẹ́ kó to di pé kí èèyàn lè gba owó náà.

Sọ fún wa nípa ijó ní àjọyọ̀. Ijó níbi àjọyọ̀, ó jẹ́ ǹkan ti ọ̀pọ̀lọpọ̀ àwọn to gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èyan sì máa ń fi ara mọ́, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn sì láìki rẹ̀, pàápàá jùlọ àwọn tí wọ́n bá ń ṣe ayẹyẹ, àwọn aláyẹyẹ bí àwọn oníyàwó àbí àwọn onikomo. Ni àkókò yìí, orin tí ó gbajúmọ̀ jù tí àwọn ènìyàn máa ń kọ, òun náà ni orin tí Adewale Ayuba kọ. Nigbayi, ọ̀pọ̀lọpọ̀ as mo se iru ayẹyẹ be fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí.

Se oma gba àwọn imole aiwulo? Ṣé ó máa ń gba àwọn íméèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn email tí wọ́n ò wúlò rárárara ní orí email mi. Eléyìí wá láti ara àwọn ibi tí mo ti lọ subscribe sí ní ìgbà kékeré tí mi ò sì mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àbí nibi ti n moti wa iṣẹ́ ni online ti won ti maa sope ki maa fi email si eleyi ti maa a maa fi email si eleyi. Fún ìdí èyí, wọ́n á máa seǹd ǹkan rádarada fún mi. Wọ́n máa ṣe, wọ́n máa ṣe jàkújàkú, wọ́n máa send ǹkan tí ò ní, tí ò ní wúlò, àwọn ǹkan tí ò ní ìdí. Àbí ìgbà mí, àwọn ǹkan tí mo fẹ́ register sí ló online, ibẹ̀ ni wọ́n ti lọ kó íméèlì mi tí wọ́n máa send oríṣiríṣi ǹkan sí mi. Bẹ́ẹ̀ ni tí mo bá ti ri gbogbo àwọn ǹkan báyìí, mà á kọ́kọ́ delete rẹ̀ ná. Tí wọ́n bá tún sẹ̀ǹ rẹ̀ sí mi, mà á wá unsubscribe. Lẹ́yìn eléyìí, mi ò ní iru message bẹ́ẹ̀ ná. Ṣùgbọ́n àwọn miì tun wa burú jáì dé ibi wípé tí, lẹ́yìn ìgbà tí mo ti ṣe eléyìí, wọ́n tún wá lọ mú ọ̀nà mi, wọ́n tún máa gbà láti máa tún fi send message sí mi. Eléyìí jẹ́ ǹkan tí mo kórìíra tí mi ò sì fẹ́ràn rárá.

Ṣàlàyé bí o ṣe ń lo àwòrán ilẹ̀. Bí a ṣe ń lo àwòrán ilẹ̀ ó pé oríṣiríṣi ọ̀nà. Àkọ́kọ́ ná—àwòrán ilẹ̀ tí mo ma ń sábà lò òun ni google map òun ni mo ma ń lò láti fi ṣe ǹǹkan tí mo bá fẹ́ ṣe oun tí mo sábà ma ń lo eléyìí fún, òun ni láti wo àsìkò tí yóò gbà mí láti gbéra tí n bá— ní àti ibi tí mò ń lọ títí dé ibi tí mo— tí màá dé. Iye àkókò tí ó ma gbà mí àti ojú ọ̀nà tí ó da jù tí mò lè gbà ni mo ma ń fi— mo ma ń fi eléyìí ṣe. Tún àkókò yìí ǹǹkan kan tí mo ma ń sábà lo àwòrán ilẹ̀, tí mo ma ń lòó fún leléyìí.

Báwo ni o ṣe máa ń bo àwọn ẹlẹgbẹ́ iṣẹ́, báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi ní ìgbà tí iṣẹ́ bá bùkátà kí a jọ ṣe iṣẹ́ papọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn iṣẹ̀ wa kò kí ń gbà kí á ṣiṣẹ́ papọ̀. Olúkálúkù ti ni ibi tí yóò ti ṣiṣẹ́ rẹ̀. Ìgbà tí mo máa ń bá àwọn onímọ̀ṣiṣẹ́ mi ṣé, ó ni ìgbà tí wọ́n bá fẹ́ bèrèbèrè bóyá ǹkan dààru mo mí lójú, màá bá àwọn ẹlẹgbẹ́ mi sọ pé bó ni wọ́n ṣe ń ṣe léyìí. Bẹ́ẹ̀ ni mo sì ti máa ń bá àwọn akẹgbẹ́ mi ṣiṣẹ́ ní ibi iṣẹ́.

Kí ni o máa ń sọ fún ara rẹ nígbà tí o bá pé ogún ọdún, nígbà tí o bá pé, nígbà tí o pé ogún ọdún? Ìgbà ti mo pe ogun ọdún, nigbana ni mo si wa ni ile eko gíga iyen ni ipele kejì ni ile eko gíga ko si nkankan ti mo pe ara mi si. Kò sí ìgbà, kò sí àpè sí nkankan tí mò ń ṣe fún ara mi. Lẹ́yìn pé mí tíì e rántí, mí ò tí e mọ nǹkan tí ó ṣẹlẹ̀ gan nígbà náà mọ́. Ẹ̀ mi jẹ́ enikan tí ò kí n ka nǹkan kunnu borobo. To je pé bí ile ayé ṣe ń lọ náà mo se ń bá a lọ́ǹ temi. Lẹ́yìn kí n tí achieve nǹkan tí mo fẹ́ achieve, kí n sì mọ nǹkan tí mo fẹ́ lọ̀, mò ń lọ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bí mo ṣe máa ń ṣètò iṣẹ́ àkànṣe ni wípé, bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé màá kọ iru iṣẹ́ náà kalẹ̀, màá kọ gbogbo àwọn ǹnkan tí màá lò, tí màá fi ṣe, màá sì ti mọ iye ọjọ́ tí yóò gbà mí láti fi ṣe. Lẹ́yìn eléyìí, màá bẹ̀rẹ̀ iṣẹ́ náà, màá sì pe àwọn ènìyàn tí wọ́n bá, tí mo bá, tí mo bá lérò wípé mo máa lò láti le ranmi lọ́wọ́ nípa iṣẹ́ náà tí màá sì fún wọn ní owó ọ̀yàyà titi wọn náà.

Ṣé o mọ̀ bí a ti ń pa ẹja? Rárá o, èmi ò mọ̀ bí a ti ń pa ẹja. Ṣùgbọ́n ní ọ̀wọ̀ tí mo wà ní kékeré, a máa ń lo ìwọ̀ tí a máa fi ń pa ẹja. Iwọ̀ yìí jẹ́ ǹkan onírin tí ó mú ṣómúṣómú tí wọ́n sì ti gbẹ́ ihò kan sí àárín rẹ̀. Eléyi, nia ki ekoló, tí a ki bọ̀ tí a sì ju sínú odò. Tí ẹja bá ti fẹ́ jẹ ẹkolóyì, ṣe ni ó fẹ́nu wọ́n, ti ó fẹ́nu gun kínní ìwọ̀ yìí. Tó bá ti fẹ́nu gun kínní ìwọ̀ yìí, kínní ihò tí wọ́n ti gbẹ́ sára irin yìí yóò ha lọ́nà fún un. Ti oni, je kó lọ. Fundi eyìí, kò ní ṣe é yọ, kò ní ṣe é yọ fún un. Sí ní a fi eléyìí tí a fi fà á jáde nínú odò.

Sọ fún wa nípa mímú àgbàlá na. Mímú àgbàlá má ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì púpọ̀. Mímú àgbàlá má yóò jẹ́ kí àgbàlá ènìyàn kí ó bu yí, yóò fa àpọ́nlé wá fún ènìyàn, bẹ́ẹ̀ sì náà yóò lẹ àrùn ajakale àrùn àwọn àjàkálẹ̀ àrùn káàkiri yó le wọ́n kúrò ní agbègbè ènìyàn. Pá pàájù lọ, àwọn ǹkan tí ó lè fa àjàkálẹ̀ àrùn bí èèfan, eku, ejò, gbogbo rẹ̀ ni mímú àgbàlá yóò gbé kúrò ní agbègbè ènìyàn tí ènìyàn sì ní àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ lórí agbègbè rẹ̀ yẹn.

Ṣàlàyé aṣọ tí à ń wọ̀ ní ọjọ́ pàtàkì. Aṣọ tí à ń wọ̀ ní ọjọ́ pàtàkì oun ní aṣọ tí a ti pàlese kalẹ̀ fún àwọn ọjọ́ tó ṣe kókó. Nínú ayé ẹni, àwọn aṣọ yìí jẹ́ àwọn aṣọ tí ó máa bui yi kún ènìyàn tí ó sì yẹ kó jẹ́ aṣọ ńlá bíi agbádá.

Báwo ni o se fi okan balẹ̀ nigbati nkan ba po. Nígbà tí nǹkan bá pọ̀ ni ọkàn mi máa ń balẹ̀, tí inú mi yóò sì máa dùn. Ṣùgbọ́n bí mo ṣe máa ń ṣe le yìí ni pé màá kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà, màá sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbẹloun kí Ọlọ́run má jẹ kí oore tí ó wà lọ́wọ́ mi, kí ó má ṣe kúrò ní ọwọ́ mi mọ́. Màá sì máa bẹ Ọlọ́run fún àlẹ̀kun oore bí a ṣe mọ̀ gẹ́gẹ́ bí pé kò sí nǹkan tí ó lè kún ọmọ ènìyàn ní ikun tí ó lè tẹ́wa lọ́run àyàfi tí wọ́n bá gbé wa sínú kòtò ti iyẹ̀pẹ̀ tí ó sì bo ikùn wa. Ìgbà náà ni yóò tó tẹ́wa lọ́run, tí inú wa sì yóò si to dùn.

Sọ fún wa nípa ọjọ́, nípa ọjọ́ tí orí rẹ yọ. Ọjọ́ tí orí mi yọ mí ni ọjọ́ tí kan ni tí mò ń padà lọ sí ilé ìwé mi láti ìlú Ìbàdàn lọ sí ìlú ìpínlẹ̀ Niger, ìyẹn Minna. Ni ọjọ́ náà ní ọ̀hún, a wà ní ọjọ́ náà tí ó wà ní àárín Ògbómọ̀sọ́ sí, ẹ́, Ọ̀yọ́, Ògbómọ̀sọ́ sí Ọ̀yọ́. Bí a ṣe ń bọ̀, mọ́tò wa ó overtake trailer kan tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀. Báyìí ìnà inú bí oní trailer náà kò bá fún wa ní àyè mọ́ láti wọlé sí iwájú rẹ̀. Trailer kan sì ti ń bọ̀ ní iwájú wa. Trailer yẹn ti ń fọn, tó yẹ pé ó ti ń dààmú, tó yẹ pé tíntiní báyìí ló kù tí kí ó fi kọlù wá. Ṣùgbọ́n nínú àánú Ọlọ́run, Ọlọ́run yọ wá. Ẹsẹ̀ mi gbọ̀n láti ojú ọ̀nà yẹn títí tí mo fi dé ìlọrin ni ẹsẹ̀ mi gbọ̀n tí mò ń dúpẹ́ fún Ọlọ́run torí gbogbo wa nínú mọ́tò, a ti rò pé ikú ti dé torí gbogbo wa olúkalúkù ti dorí kọdò, a ti dorí lọ, gbogbo wa ti tẹ̀ ṣẹ́gbẹ̀ẹ́ kan. Débi pé ẹ̀yìn lẹ́yìn ni mo wà nínú mọ́tò. Mo sì ń gbọ̀n ibi tí àwọn ènìyàn ti dorí kodò tí àwọn ènìyàn tí n retí ikú ni mo ti rí, lèmi náà sì ti rí trailer náà níwájú to ṣe pé tíntiní báyìí ló sẹ kù. Bẹ́ẹ̀ sì ni trailer yìí ó kó ọ̀pọ̀lọpọ̀ epo sínú tí ó sì wà ní ẹ̀rẹ̀ ká lọ dáàbò wá níjọ́ náà ni. In ta a máa sọ yìí kọ́ laàbá máa sọ níjọ́ náà. Mo rí kú ó níjọ́ náà ṣùgbọ́n a ti jọ́ náà, mi ò lè má dúpẹ́ fún Ọlọ́run pé à mo dúpẹ́ ọ́ tí Ọlọ́run yọ mí níjọ́ náà. Ibo ni ǹ bá wà ní ìsìn báyìí.

O ní sọ fún, ṣe o ní ẹranko nílé? Sọ fún wa nípa rẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní ẹranko kan nílé. Ẹranko tí mo sì gbé sílé òun ni múṣù. Orúkọ rẹ̀ ni Elifas. Mo fẹ́ràn Elifas gidi gan ni. Tó jẹ́ wípé gbogbo ìgbà tí mo bá ti kọ́kọ́ dé ilé báyìí, yóò ti máa dúró dè mí lójú ọ̀nà. Tí mo bá sì ṣí sílẹ̀kùn, yóò máa fara nu mi tí yóò sì máa wo, ti yóò máa wojú mi. Bẹ́ẹ̀ lemi náà o sì máa wojú rẹ̀. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan torí pé ó jẹ́ olóńgbò kan tí ó rẹwà tí ó sì dún wò lójú, tí ó sì tún gba ẹ̀kọ. Kò kín tọ̀ sínú ilé, bẹ́ẹ̀ sì ni kò kín yàgbẹ́ sínú ilé. Kò kín jẹun tí mi ò bá fún un. Kódà tí ń bá fi ẹran sílẹ̀ tí mo gbe sórí kínní, ohun tí màá kan ṣe fún un ni pé màá gbé lọ sí ibi ẹran náà, màá sì pariwo mọ níbẹ̀, màá kìlọ̀ fún níbẹ̀. Bí bàá ti ṣe eléyi fún, kò ní dé ibi ẹran náà títí tí màá fi dé. Kódà ki n lo ọjọ mẹ́ta ko ni debi ẹran náà. Tó bá tiẹ dé bẹ̀, bóyá yóò kan yọ̀ ẹyọkan nbẹ̀. Tó bá sì ti yọ̀ ẹyọkan nbẹ̀ tó rí pé mo dé báyìí, yóò ti lọ palọọlọ sí ibi kan. Tó bá ti palọọlọ sí ibi kan tí mo bá ni ibí to palọọlọ sí, mo ti mọ̀ pé ó ti jí, ó ti jí ẹran mi jẹ níyẹn. Bẹ́ẹ̀ sì ni, màá lú bí kokú ni. Torí idi èyí, kódà ni isin ti n ba fi oúnjẹ silẹ sínú abọ fún koni jẹ torí yóò wo pe boya oúnjẹ ti mofẹ lo ni kò ní jẹ oúnjẹ náà. À fi tí ń bá to yọ oúnjẹ náà kúrò nínú abọ́ tí mo wá gbe sórí ilẹ̀ lẹ̀ fún un, ìgbà yẹn ni ó tó ṣẹ̀ṣẹ̀ ṣe ń jẹ. Ìyẹn orí táìsì ni o. Ìgbà náà ni ó tó ṣẹ̀ṣẹ̀ ṣe ń jẹ. So bí mo ṣè, mo ṣe fẹ́ràn olóńgbò mi tó nìyí.

Kí ni, kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbá, mo máa ń gbọ́ àlọ́ Quran. Ìyẹn tí Imam Shudais àbí Shuraim tí wọ́n bá, tí wọ́n bá ka ní inú, ní ọ̀dọ̀ wọn. Ọ̀un ni mo fẹ́ràn kí n máa gbọ́ jù ní gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀. Ìgbà mìíràn sì wà tí mo máa ń gbọ́ àwọn orin tí a máa ń kọ ní ilé kéwúù mi. Ìyẹn tí ò ní ìlù kankan nínú tí ó sì kún fún àwọn ọ̀rọ̀ tí ó ṣe àǹfààní, àwọn ọ̀rọ̀ àti tí yóò ṣe àǹfààní fún mi. Àwọn ni mo ma ngbo nígbà ti mba ti wa nínú mọ́tò.

Sọ fún wa nípa iṣẹ́ ilé-iṣẹ́. Iṣẹ́ ile iṣẹ́ ah mi o mo nípa iṣẹ́ ilé iṣẹ́, iṣẹ́ ilé iṣẹ́ nipe láti moju to àwọn òṣìṣẹ́ ti o si pèsè àwọn nkan ti wọn ba nílò àwọn nkán ti wo nílò láti fi se iṣẹ́ ti ilé iṣẹ́ náà se. Jáde síta tí ó pèsè iná mọ̀nàmọ́ná tí wọ́n ó máa lò láti ṣiṣẹ́, ó sì pèsè ẹ̀rọ tí wọ́n ó máa fi ṣe iṣẹ́ náà kí ó sì pèsè owó oṣù fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti parí iṣẹ́ náà ní ṣíṣe.

Àwọn app wo ni o maa n lo ju? Àwọn áàpù tí mo máa ń lò jù, òun ni alákọ̀ọ́kọ́, òun ni Twitter, ẹlẹ́ẹ̀keji, òun ni WhatsApp, ẹlẹ́ẹ̀kẹta, Google Chrome. Àwọn áàpù yìí ni ó jẹ́ àwọn áàpù tí mo máa ń lò jù ní orí fóònù mi. Ni orí pàápàá jùlọ, Twitter. Ni orí Twitter lásán, mo máa ń lo six hours lọ́jọ́. Bẹ́ẹ̀ náà sì ni Kùránì náà mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àsìkò ní orí tohun náà. Àwọn áàpù tí mo máa ń lò, tí mo máa ń ti ń lo àsìkò jù níyìí, ní orí fóònù mi. Yatosi àwọn ẹlẹ́yìí, mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò lórí SMS app mi. Dẹ̀, yatosi èyí náà mo tún máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò ní orí fóònù mi. Iyun fóònù tí mo máa ti ń pè jáde, mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò lórí ọ̀nà.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú oúnjẹ nílé. Bí a ṣe ń tọ́jú oúnjẹ nílé pé ọ̀nà oríṣiríṣi, ó sì tún dá lé lórí ìru oúnjẹ tí a bá ń tọ́jú. To ba je bi oúnjẹ bi ẹran díndín, ẹja díndín. Àwọn eleyi a maa ko won sínú oven tàbí ki ako won si ibi ti ategun o ti maa fe si won. Ṣùgbọ́n tó bá jẹ́ bí ọbẹ̀ tí a ti sè, eléyìí á gbe sínú fridge tí a sì máa ń tẹ ní ọjọ́ sí inú fridge rẹ̀ tí a sì pé iná wà níbẹ̀ ní gbogbo ìgbà. Yẹ lo.

Báwo ni iṣẹ́ wíwúwo ṣe ń nípa lórí ara? Iṣẹ́ wíwúwo ó máa ń ní ipa burúkú ní orí ara, nítorí wípé yóò mú kí gbogbo àwọn egungun, àwọn ẹ̀dọ̀, àwọn fòru ara kí ó le ní ìlé tí yóò bọ́ sí òdì, tí yóò sì ṣe àǹfààní tí ò sí ní ṣe àǹfààní kankan fúnu ara.

Lérò rẹ, báwo ni o ṣe rí kí àwọn ọ̀dọ́ lọ ṣiṣẹ́ ní ìlú òkèèrè? Ní èrò mí kí àwọn ọ̀dọ́ lọ ṣiṣẹ́ ní ìlú òkèèrè kò kín ṣe ǹkan tí kò dára rárá. Ó jẹ́ ǹkan tí ó dára tí ó bá jẹ́ àfojúsùn wọn ni láti lọ ṣiṣẹ́ ní ìlú òkèèrè, kí wọ́n sì lọ ṣe ìwọ̀nba iṣẹ́ tí wọn o se ń bẹ̀, kí wọ́n sì padà wá. Níwọ̀n bá ìgbà tó pé tí wọ́n bá lọ, wọ́n ti ní iṣẹ́ tí wọ́n fẹ́ lọ ṣe. Kò ì ṣe àwọn tí wọn máa lọ gbé egbòogi olóró àbí tí wọn o lọ máa ṣe àwọn iṣẹ́ tí kò bá òfin mu níbẹ̀. Tí wọ́n bá ti ní iṣẹ́ tí tí wọn lọ́wọ́, tí wọ́n sì lọ síbẹ̀, tí wọ́n lọ ṣiṣẹ́, tí wọ́n ṣiṣẹ́ fún ìgbà díẹ̀ rẹ̀, tí wọ́n sì padà wá sílé, kí wọ́n wá da oko òwò wọn tí wọn sì wọn sílẹ̀. Eléyìí jẹ́ ǹkan tí ó dára, tí ó dùn wo, tí ó dùn gbọ́ séti. Ṣùgbọ́n ní titẹ̀ mi o, mi ò ní ìpinnu kankan láti kúrò ní orílè-èdè mi lọ sí orílè-èdè mìíràn láti lọ ṣe iṣẹ́ kankan. Ju gbogbo iṣẹ́ tí mo bá ṣe, orílè-èdè yìí náà ni má ti ṣe ẹ́. Tí mo sì mọ̀ pé nínú àánú Ọlọ́run, nínú àánú Àlláh, yóò tọ́ mi sọ́nà, yóò sì bùkún mi, yóò ran mi lọ́wọ́ tí màá fi ṣe gbogbo, tí màá fi ṣe gbogbo ohun kan tí mo fẹ́ gbéṣẹ́ nínú ayé ní orílè-èdè mi bí i báyìí ná. Ṣùgbọ́n lilo si ti hajji àti umrah maa lo síbẹ̀ o. Tí ìrìnàjò bá lọ, tó bá pè fún kí n lọ sí ìlú òkèèrè bóyá fún business, màá lọ síbẹ̀, màá sì lọ se business mi. Ṣùgbọ́n ní kété tí mo bá ti parí business mi, bẹ́ẹ̀ ni màá padà wá sí ìlú mi. Iru business tí mò ń sọ n bibí oko òwò náà ni mò ń sọ oo.

Sọ fún wa nípa ọjo tí o lọ lọ́nà tí o kò retí rárá. Sọ fún wa nípa ọjọ́ tí o lọ lọ́nà, lọ́nà tí o kò, tí o kò retí rárá. Ọjọ́ tí mo lọ lọ́nà tí mi ò kọ́, tí wọn kò rẹ́ti mi rárá ni mo kà lè sọ. Ní ọjọ́ tí mo lọ, tí mo, tí mo gbéra láti ìlú Ìbàdàn lọ sí ìlú mi tí màmá mi sì lọ dúró sí etí títì. Iyun ó jẹ́ ní alẹ́ tí màmá mi sì ń pe orúkọ mi nínú gbogbo mọ́tò tí ó bá kọjá ṣùgbọ́n kò pẹ́ rárá tí emi náà sì fi dé. Eléyìí jẹ́ ǹkan tí ó múnu màmá mi dùn gidigan. Mo fẹ́ràn ìyá mi púpọ̀.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni o, ojú mi dára gidigan ni, ó sì gúnrégé, ó rẹwà. Mo jẹ́ ẹnìkan tó rẹwà ní ọkùnrin, tí àwọn ọmọge máa ń pébo mi, tí àwọn ọmọge máa ń nífẹ̀ẹ́ mi. Kódà ní gbogbo àwọn ọmọge tí mo ti fẹ́ rí, á eléèyí kò yẹ kí n máa sọ̀ n bí, ṣùgbọ́n ojú mi dára, ojú mi sì rẹwà, ó gúnrégé gidigan ni.

Báwo ni o ṣe máa ń kọ́ ẹlòmíràn ní oúnjẹ tí o fẹ́ràn? Bí mo ṣe máa ń kọ́ ẹlòmíràn ní oúnjẹ tí mo fẹ́ràn, òun ni wípé màá ṣàlàyé bí mo ṣe máa ń ṣe fún wọn. Paapa jùlọ ẹ̀gúsí àti ẹ̀bà, ó jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gidigidi gan tí mo sì máa ń jẹ ẹ́ lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń jẹ ẹ́ bí i oúnjẹ ọdún ni. Torí mi ò fẹ́ ǹkan tí yóò wá mu mi tí mo ní tun fi fẹ́ràn oúnjẹ náà mọ́. Lórí ìdí èyí, mo fẹ́ràn ẹ̀gúsí àti ẹ̀bà gidi gan ni. Bí mo si ṣe máa ń ṣàlàyé rẹ̀ fún àwọn ènìyàn ni wípé, màá kọ́ wọn bí mo ṣe ń ṣe ẹ̀gúsí náà pẹ̀lú stock fish. Ìyẹn ẹja, ẹja gbígbẹ tí wọ́n ń pè ní stock fish tí wọ́n ti rẹ́ sí omi fún bí i ọjọ́ kan, wọ́n ó rẹ̀ láti bí i ìrọ̀lẹ́ títí di ìrọ̀lẹ́ ọjọ́ kejì. Eleyi yo ti je ko ro daa ti o si ti tọ ooro daada. Omi yìí ó máa ń jẹ́ kí oúnjẹ, kí ẹ̀gúsí náà kí ó dùn gidigan. Wọn sì ṣe é bí wọ́n ṣe máa ń ṣe ẹ̀gúsí.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo máa ń bá oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ àti ìwà pẹ̀lẹ́. Tí ó bá jẹ́ pé mo ti ṣe ìjàǹbá wọn, bóyá látara pé wọ́n ra nǹkan tí ò tẹ́ wọn lọ́rùn, màá gbọ́ àlàyé wọn, màá sì kí wọn pé kí wọ́n má bí i inú, pé kí wọ́n ṣe suru pẹ̀lú mi. Tin ba ni agbára ma bawon paro nǹkan na ti won ra ṣùgbọ́n ti ko ba si agbára fún mi ma nipe kan dakun pe iru ree koni wáyé mo màá sì ri pé mo tù wọ́n títí tí wọ́n fi nì bínú sí mi mọ́.

Tí ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí, bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi púpọ̀ láti darí àwọn ènìyàn. Ohun tí, ìdí ọ̀nà tí ó máa ń gbà, tí èèyàn le gbà tí yóò fi rọrùn fún ìyẹn láti darí àwọn ènìyàn ni wípé kí èèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. Nígbà mìíràn, àwọn ènìyàn mìíràn wà tó jẹ́ pé wọ́n burú jáì, ti wọn, ó tún burú ju ti ti màlúù lọ. Iru àwọn ènìyàn báyìí, èèyàn ó fi ọwọ́ líle mu wọn ni o, torí tí ẹ̀yan bá ní kí ọ́un fi ọwọ́ yeperẹ̀ mú wọn, bẹ́ẹ̀ni èèyàn ò ní rí, èèyàn ò ní rí àǹfààní kankan nínú nǹkan tó ye kó rí àǹfààní rẹ̀, èèyàn ò sì ní rí èrè kankan nínú nǹkan tó yẹ kó rí èrè rẹ̀

Sọ fún wa ohun tí o máa ń sọ fún ọ̀odẹo tí ò ń kó lọ sí ìlú ńlá. Ohun tí mo máa ń sọ fún àwọn ọ̀dọ́ tí mò ń kó lọ sí ìlú ńlá ni wípé kí wón ṣe jẹ́ẹ́jẹ́, ibi tí wón bá fi wón lé, ibi tí wón bá fi wón sí, oọ̀nà ni kí wón jẹ́ kí wón ti bá wọn. Kí wón má ṣe iṣẹ́ kí iṣẹ́, kí wọ́n sì má wù ìwà kuwà, kí wọ́n má bá ènìyàn kankan jà, kí wọ́n sì má ṣe jàgídíjàgan, kí wọ́n pọ́n àwọn ènìyàn tí wọ́n lọ bá níbẹ̀, kí wọ́n pọ́n wọn lé, kí àwọn ènìyàn lè bu wọn náà lé, kí wọ́n bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà, kí wọ́n sì bọ̀wọ̀ fún ọ̀gá wọn kódà bí wọn bá ju ẹni náà lọ.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n tó fine, tó rẹwà gidi gan, tí ó sì dúdú takitaki. Mo fẹ́ràn irungbọ̀n mi gidi gan ni, tó jẹ́ pé mi ò mọ̀ yá ní gbogbo ìgbà, kódà níbi tí mo wà yìí, mi ò ní pẹ́ sùn kó mo sì tún wà lápò mi. Tó jẹ́ pé tí ó bá ra sun kẹ́ré bàyi, máa tun tun yá tí yóò sì máa dán, tí inú mi yóò sì máa dùn ní gbogbo ìgbà tí mo bá ri.

Sọ fún wa nípa ṣíṣe ìkòkò amọ̀. Ìkòkò amọ̀ jẹ́ àwọn iṣẹ́ àbáláyé tí àwọn ènìyàn máa ń ṣe, tí ó sì jẹ́ iṣẹ́ kan tí ó rẹwà púpọ̀ fún àwọn ẹyan ayé ìgbà náà. Ìkòkò amọ̀ jẹ́ iṣẹ́ kan tí ó dára, ṣùgbọ́n ní ayé ìsín, gbogbo nǹkan tí wọ́n ń lo kòkò amọ̀ fún ó ti yàtọ̀. Ohun tí wọ́n fi kòkò amọ̀ ṣe ní ìsín, ọ́un ní pé wọ́n fi ń gbin àwọn fúláwà sí àwọn inú ilé káàkiri, kì í ṣe èyí tí wọ́n fi ń mọ̀ ọ́n bí i ayé ìgbà kan àbí tí wọ́n fi ń dáná mọ́ ní i ayé ìgbà kan.

Sọ fún wa nípa iṣu. Isu je oúnjẹ kan ti a maa n gbin ni ìgbà ti ojo ba sese fe bere. Ó jẹ́ oúnjẹ kan tí a máa ń wù ní àti inú ilẹ̀, tí ó sì jẹ́ oúnjẹ kan tí ó dára. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni ó tún lè jáde látara iṣu bí i ìyàn, àsáró, ìkọ́kọrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Isu je oúnjẹ kan ti o maa n se ara loore gan ni ti o maa n fún ara ni ookun. Ó kún fún èròjà carbohydrate àti protein tí ó sì dára gan-an lọ́pọ̀lọpọ̀ fún ènìyàn láti máa jẹ. Tí ènìyàn bá jẹ iṣu pẹ̀lú ẹyin, ó dùn gidi gan-an ni. Tí ènìyàn bá sì jẹ iṣu pẹ̀lú ata, ó dùn gidi gan-an ni. Ẹ̀yàn tún lè jẹ iṣu pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀, bẹ́ẹ̀ ni ènìyàn le jẹ iṣu pẹ̀lú moi-moi, gbogbo èlòó lọ. Ẹ̀yàn le jẹ iṣu pẹ̀lú búrẹ́dì, pẹ̀lú ata àti kàin kàin. Bẹ́ẹ̀ ni, kò sí ǹkan tí ènìyàn ò le fi jẹ búrẹ́dì, ó dùn gidi gan-an ni. Iṣu jẹ́ oúnjẹ kan tí ó dára gan-an ni, tí ó sì máa ń yó ẹ̀yàn, ó tún máa ń da fún àwọn mọ̀lẹ́bí torí kò wọ́n rárá.

Sọ fún wá bí àwọn ènìyàn ṣe ń ra ara wọn lọ́wọ́, bí wọ́n ṣe ń ràn ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro. Ọ̀nà tí ènìyàn lè gba ran ara èèyàn wọn lọ́wọ́ ní àkókò ìṣòro ó pọ̀ gidi gan ni èyí tó kéré jù ńbẹ́, òní kí ènìyàn dúró ti ènìyàn. Èyí tó kéré jù ń be ṣùgbọ́n ohun ló tóbi jù ń be òun ni kí ènìyàn dúró ti yan ni ìgbà ìṣòro èyí tí o tún pawo le, ohun ni kí ènìyàn bá ènìyàn sọ̀rọ̀ tutu ní ìgbà ìṣòro, ti yan o bá sì lè ṣe eleyi. Tí ènìyàn bá ní agbára kí ènìyàn fi owó tàbí, tàbí ije ènìyàn kí èyàn fi ran ẹni tí ó wà nínú ìṣòro, kí èyàn fi ran lọ́wọ́.

Ṣé o ti rìnrìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Sé o ti rìnrìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ni àìmáyé ìgbà, ti ri pé kò fẹ́ẹ̀ sí ibìkan ní inú ọkọ̀ ojú irin tí mi ò tíì dè rí. Mo ti wà ní economy rí, mo ti wọ first class rí, mo ti gùn orí mọ́tò rí, mo ti wà nílẹ̀ ẹrú rí, mo ti wà níbi tí driver rí, mo ti wà ní gbogbo ojú ọ̀nà inú ọkọ̀ ojú irin àárín ọ̀nà orí ìjókòó, gbogbo pátápátá ni mo ti gùn rí, mo ti nàró fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí nínú ọkọ̀ ojú irin náà rí. Ìjẹ́lẹ́

Sọ fún wa nípa ìgbà àti ẹ̀mi rẹ balẹ̀. Sọ fún wa nípa ìgbà tí ẹ̀mi rẹ balẹ̀. Ìgbà tí ẹ̀mí mi máa ń balẹ̀ jù ni ìgbà tí mo bá wà ní orí irun tí mò ń pe Ẹlẹ́dà mi, tí mò si ń ṣe ojúṣe, tí mò ń tẹ̀lé àṣẹ tí Ẹlẹ́dà mi pa mí ní gbogbo ìgbà ní eléyìí.

Sọ fún wa nípa èso tí wọ́n sọ pé ó dára fún ara. Èso tí wọ́n sọ pé ó dára fún ara pọ̀ gidi gan. Ṣùgbọ́n èyí tí èmi mọ̀ tí mo ṣì ti gbé yẹ̀wò, tí mo ṣì ti fi rinlẹ̀ wípé ó dáa, òun ni ọsàn. Ọsàn jẹ́ èso kan tí ó kún fún èròjà, vitamin C. Ele yìí máa ń dáàbò bo ara kúrò níbi àwọn nǹkan mìíràn tí ó le fa àìsàn fún inú ara. Yóò jẹ́ kí ẹ̀yàn, yóò bá ènìyàn activate àwọn antibody tí ó wà ní inú ara. Àwọn immune system ènìyàn ni yóò ṣiṣẹ́ fún, tí yóò activate gbogbo. So tí àwọn nǹkan tí ó bá le ṣe ìpalára bá wọ inú ara, àwọn kiní yìí ni wón ó tara sàsá láti lọ dojú kọ̀ nkan náà tí wọ́n ó sì gbé iyẹ̀wò tí wọ́n ó sì parẹ́.